Nípa ti ilé rárá, o ṣe pàtàkì gan, mo máa ǹ sàmójútó ilé rárá mi láti ríi pé mo jáfáfá fún ọjọ́na. Nípa ká mú èrò ìlera, mo máa ń mú èrò ìlera láti rí i pé ara jí pépé, ara jáfáfá fún iṣẹ́ ọjọ́ náà.

Nípa ìbéèrè yín, mi ò ní òye púpọ̀ nípa rẹ́ amọ. Ìbéèrè náà nipé ṣe o máa ń lo ọ̀pá ìfámúrà nígbà tí o bá mú ohun mímu. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ ni èsì to yẹ́ kìn fún yin amọ? Bẹ́ẹ̀ kọ́ ni màá sọ nítorí mi ò kín lo ọ̀pá ìfámúrà nígbà tí mo bá mú ohun mímu.

Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní àwọn ìdáhùn sí ìbéèrè ìgbẹ̀yìn sí èléyìí. Mo ní oníṣẹ́ ọwọ́ ni mí, mo ní iṣẹ́ tí mo ń ṣe lábẹ́ ọ̀gá mi, àmọ́ láti ṣí, se mo má ń ṣiṣẹ́ láti ilé. Bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ kan wà tí ń bá rí ojútùú sí ní ìdí iṣẹ́ mi ní ẹnu'ṣẹ́ náà, mo máa gbe walé. Parí ẹ ní ilé mi.

Pizza àbí kí ni a ti ń pé oúnjẹ àwọn olólòyinbo lé léeyìí. Bí i ọmọ Yorùbá mo ti lọ ilé oúnjẹ tó ti ń ta pizza rí, mo dẹ̀ ti jẹ pizza rí bẹ́ẹ̀ ni. Àmọ́ kí ni àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza? Bẹ́ẹ̀ ni o, àwọn èlò tí wọ́n fi ṣe àti oríṣi tí wọ́n kó sórí ẹ ni mo nífẹ̀ẹ́ sí ní orí pizza.

Lóòrèkóòrè ni o torí iru iṣẹ́ tí mò ń ṣe, mo ní látii ṣe àkíyèsí àyẹ̀wò ímeèlì mi ní òrékóòrè láti maa lati mọ ímeèlì tí ó bá wọlé sí orí fóònù mi àti láti mọ bí mo ṣe máa lo ímeèlì náà.

Nípa tí ìdáàbòbò ohun, ah. Bóluwa re n sùn Ọlọ́run ni sọ́yàn náà á mọ́ kí Olúwa re tùn so ra re Ṣé mo máa ń fi ìdáàbòbò ohun sára? Ìbéèrè léleyií o. Èsì dẹ̀ ní bí bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. Ṣé mo máa ń fi ìdáàbòbò ohun sára? Bẹ́ẹ̀ ni o, mo ní ìdáàbòbò ohun tí n màá ń fi sára tí mo bá wà ní orí ìbòsùn mi.

Àbí? Tí a bá lọ ayẹyẹ ìgbéyàwó, a ṣáà máa j'oúnjẹ tọ́n bá pín níbẹ̀. Tí a bá lọ́, bá, bí a bá tì lọ ayẹyẹ ọjọ́ ìbí, oúnjẹ tọ́n bá pín ńbẹ̀ náà, a máa jẹ ńnú ẹ̀ náà. Báwo wá ni ti oúnjẹ tòkú ṣe wá jẹ́ tí a máa lọ ayẹyẹ ìsìnkú ènìyàn kan tí a ò ní lè bá wọn jẹ ńnú oúnjẹ wọn? Ẹ ní ṣé mo máa ń jẹ oúnjẹ t'òkú. Bẹ́ẹ̀ sí, bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ t'òkú tí n bá lọ ayẹyẹ ìsìnkú ènìyàn kan.

Nígbà àà ewé mi ni mo mọ̀ pé a ń kọ lẹ́tà sórí ìwé pélébé, èyí tí a máa fi ránṣẹ́ lọ sí post office ilé, ilé ìwé, ilé lẹ́tà kíkọ. Àmọ́ ìgbà tí civilization àti ọ̀làjú wọ̀lù la ló di pé orí fóònù la ti ń kọ lẹ́tà tí a ń fi ránṣẹ́ sí àwọn ènìyàn. Ṣé mo, mo má ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo lè kọ letter fún èyàn, mo dẹ̀ lè kọ letter fún ra mi. Bẹ́ẹ̀ni mo máa ńkọ letter fún àwọn ènìyàn àbí lórí fóònù mi sì ni, lórí ẹ̀rọ ayélujára ó yára bí àṣà ju à ń kọ lẹ́tà sí orí ìwé pélébé kan lọ.

Èrè ṣíṣe. Èmi bí mo ṣe wa yìí, mo jẹ́ elérépà ènìyàn kan. Àbí báa, bá bá ṣiṣẹ́ díẹ̀, a máa ṣeré díẹ̀. Àmọ́ iyen o ní ká sọ iṣẹ́ dèré torí ìdí iṣẹ́ eni láti n mọ ẹni lọ́lẹ̀. Hmm ẹ ni se mo máa ń ṣeré ìdánì. Bẹ́ẹ̀ni, àbí bí m bá dà wà, mà sáa wá nǹkan ṣe tí n ò fi mú nu àra mí dun.

Ipolowo ọjà ní ṣe pẹ̀lú fífi ọjà sí iwájú àwọn oníbàárà fún wọn láti rí oríṣìríṣì iṣẹ́ tí ọjà náà lè ṣe fún wọn àti fún ara wọn. Kí ni ìlànà ìpolówó mi? Lórí ìpolówó mi, ìlànà rẹ̀ ni pé orí ẹ̀rọ ayélujára, eyi tí ń ṣe íńtánẹ́ẹ̀tì ni mo ti ń pitu ọjà pípólówó.

Àbí? Ẹ̀gbá ọwọ́, ẹ̀gbá ohun ọ̀ṣọ́ ọwọ́. Hmm ìbéèrè náà ni pé ṣe mó máa ń wọ ohun ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọkùnrin tó fẹ́ràn oge síṣe Bẹ́ẹ̀ ni o, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ yẹn ní bí n bá ń re ode.

Àbí? Wọ́n ní ṣọ́ra rẹ kọ́lọ́run, ṣọ́ rẹ̀ fún ìdáàbòbò àti láti lé ẹ̀fon, àbí fuń dáàbòbò ni fún àwọn ẹ̀mí kẹ́ẹ̀mí tó má a wọ́ kiri ní òru ọ̀gànjọ́, wọ́n fi ní kí ẹni tó bá ní iru ìdánwo yẹn kí ó fi túrarí sí inú ilé rẹ̀ láti lé gbogbo ẹ̀mí kẹ́ẹ̀mí. Ṣé mo máa ń fi túrarí? Bẹ́ẹ̀ ni, mà á fi túrarí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ oríṣìíríṣìí ètò àti bí a ti ṣe ń lo oun titun ní orí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí ǹkan ni mo máa ń kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì, bí a ti ṣe ń lo ẹ̀rọ ayélujára àti bí a ti ṣe ń se oúnjẹ pẹ̀lú bí a ti ṣe ń ṣe ń ṣe ní láwùjọ.

Ògège bí n bá a jeun tán, i mú omi tí ń bá mú omi, mo máa rinsẹ̀ díẹ̀ nínú àdúgbò, máa rinsẹ̀ lọ sí oríṣìíríṣìí ibi kí n tó padà sílé. Lẹ́yìn tí bá padà sílé, máa wọnú balùwẹ̀ lọ, bu omi sára, kọ rin kẹ́ẹ́lẹ́, wo òògùn orí ibùsùn mi.

Hmm, ìparí ọ̀sẹ̀. Lọ́sọ̀ọ̀sẹ̀ ni ètò mi fún ìparí ọ̀sẹ̀, wípé àkọ́kọ́ aṣọ tí n bá lò jọ lọ sí ibi iṣẹ́. Ètò àkọ́kọ́ ni bí yóò ṣe yanjú ẹ̀. Lẹ́yin nà, ètò kejì ni ìdáná oúnjẹ, oúnjẹ tí n máa jẹ fún ọjọ́ àìkú lọ sí ilé ìjọsìn. Ọjọ́ àbámẹ́ta ni yóò ti máa ṣe seto re ní ìparí ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ náà.

Ìbọ̀wọ́ pẹ̀lú ohun tí a fi ń ṣe oge ní òde òní, bí n bá rí ìbọ̀wọ́, mo ti e ní ni ke sepe binbari mo ní ìbọ̀wọ́ jọ. Bí n bá ń lọ fún iṣẹ́ àbí bí n bá ń lòde, kí n tíì gbé ìbọ̀wọ́ wọ̀sọ́wọ́, kí n dè kí n sì fi máa gbé e lọ.

Áà! Àlá burúkú, àlákálàá, k'Ọlọ́un máa jẹ́ aá. Kàgbákò, ohun táa bá lá. Ìyẹn ni àlá burúkú o, torí àlá, lára àwọn àlá kan wà, àwọn àlá rere, àwọn àlá ìgbádùn, àwọn àlá ìtẹ̀síwájú lórí iṣẹ́ àti kinní. Igba wo ni mo kẹ́yìn lá àlá burúkú? Àà! Ìyẹn bí i ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn ni máa ní mo kẹ́yìn lá àlá burúkú.

Bó bá ti ń sùwọ́n àsìkò àti parí iṣẹ́ fún ọjọ́, ọjọ́ náà, ohun tí mo máa kọ́ ṣe ni pé iṣẹ́ tí n bá ní ṣe, màá kọ́kọ́ wo bó ṣe pọ̀ sí. Tó bá pọ̀ gan an, mo máa kóo jọ sínú pálí, pálí, pálí iṣẹ́, pálí ìwé iṣẹ́ tí iyẹn ó kó lọ ilé lọ ṣe, torí àsìkò ìpari iṣẹ́ o máa n jẹ́ àsìkò kan to jẹ́ pé iṣẹ́ máa n sáré gan-an.

Àwòrán yíyà, ìyẹ́nìí ṣe pẹ̀lú lílo ẹ̀rọ ayélujára èyí tí a fi ń ya àwòrán tàbí kí olùwà rẹ lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, èyí tí ń ṣe fóònù ìpè rẹ̀ kó fi ya àwòrán. Ṣé mo mọ bí a ti ń ya àwòrán? Kò tún ní kíkọ́. Bo bá ti ní fóònù rẹ lọ́wọ́, tí wọ ìpele àwòrán yíyà lọ́rí fóònù rẹ, o bẹ̀rẹ̀ sí ní ya àwòrán nìyẹn.

Bẹ́ẹ̀ni oo, mo ní àwòrán kéèkèènké etí olóyinbo pè ní pásípọ̀tì tíi máa ń lò fún iṣẹ́ ṣíṣee mi. Ìbéèrè ni wipé ṣe mo ní àwòrán lára? Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀kọ́? Bií ti bẹ́ẹ̀kọ́ báwo. Bẹ́ẹ̀ni mo ní àwòrán lára.

Hmm, etíkun oríṣìíríṣìí ǹkan ni okun máa ń gbé sí etíkun bíi òku ẹja, òku ẹran àti oríṣìíríṣìí ohun etíkun. Mi lérò pé mo lọ rí àmọ́ tí mo bá rí àǹfààní, ó máa wù mí láti lọ sí etíkun.

Eleyii mi ò lè dáhùn ẹ kí n sọ pé báyi ló ṣe rí àbí báyìí kọ ló ṣe rí. Àmọ́ tí n bá dá oníbàárà lóhùn ní orí íńtánẹ́ẹ̀tì, ó ní ẹ̀yà kan bẹ́ẹ̀ tí a ṣe fún àwọn oníbàárà pé, tọba ní ohunkóhun lọ́kàn láti sọ nípa bí ìwà ìṣòwò wa ṣe rí kí wọ́n kàn sí wa lórí ẹ̀yà náà.

Wọ́n ní bí bà o ní o ti fẹ́ máa lo owe ju. Ẹ ẹ jẹ Ẹ jẹ ẹ jẹ Ẹ sọ bó ṣe yé mi sí. Ẹní àkókò mélòó ni mo máa ń lọ sùn? Àbí? Orun dá lára o. Ti eeyan bá ṣiṣẹ́ àgbára láti òwúrọ̀ títí sún lẹ̀, bó bá sanra tan tọ́ bó bá jẹun, a sá wọlé sùn láti múra fún iṣẹ́ ọjọ́ kejì. Àkókò mélòó ni mo máa ń lọ sùn? Gẹ́gẹ́ aago mẹ́jọ mo ti wà lórí ìbò sùn mi, mo ti sùn, mo ti rí n ṣàṣàrò lórí bí iṣẹ́ ọ̀la ṣe.

Àṣà wo tun nìyẹn kèèyàn dédé na ara rẹ̀ lórií kí ni o? Tí n bá ṣẹ raa mi gan-an tí moo tó di pé mo nílò ìbáwí, ìyẹ́n ò ní kí n megba fi náraa mi. Kò pẹ̀lú nǹkan tí mo le ní pé mo máa ṣe torí míì ṣe rí tiẹ́ ni mí ò dẹ̀ le ṣee. Mi ò na araa mi. Ṣé mo máa na ara? Mi ò na ara mi.

Ǹtí ní ọkọ̀, ǹṣí mọ ọ ba ti ṣẹ ń wa ọkọ̀, àmọ́ àdúrà ni, kí ó pẹ̀lú ohun tí mò ń gbàdúrà lé lórí, pé kí Ọlọ́run Ọba ẹlẹ́dùà ọba aanu, kó pèse ọkọ̀ fún èmi náà, kí ń fi máa re òde àti ibiṣẹ́ mi. Àdúrà tó jù náà nìyẹ́, kí Ọlọ́run pese ọkọ̀ fún mi.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, aah, ko jú kini lọ. Àkàrà, àkàrà, àkàrà Igbo, èyí tí oní Gẹ̀ẹ́sì ń pè ní kéèkì, èyí tí ọlọ́jọ́ bí máa ń ṣètò rẹ̀ fún àwọn, àwọn ọ̀rẹ́ àti àrá tí ọba bá yẹ̀ ẹ́ sí.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ lójoójúmọ́, bí mo ṣe sọ ní ìbéèrè ìgbẹ̀yìn ni pé mo máa kokọ rinsẹ̀ dé àgbàlá ọkọ̀ kí n tó wọkọ̀ dé ibi iṣẹ́ mi. Ìrìn àjò mi dé ibi iṣẹ́ mi ó máa ń gbà mí tó ọgbọ̀n ìṣẹ́jú bẹ́ẹ̀ni, torí mo máa ń kọko rinsẹ́ kin tó wọ ọkọ̀ ojú ọ̀nà.

Mo ti sọ nínú ìbéèrè kan wípé ìwà ìsòwò mi, ìwà ìsòwò mi mi ò lè ní pó dá lọ títí bẹ́ẹ̀yẹn náà torí mi ò lè dáàmo tán. Àmọ́ lórí ẹ̀rọ ayélujára yẹn tí ń ṣe Íńtánẹ́ẹ̀tì, ó ní ẹ̀yà kan tí a fèsì fún àwọn oníbàárà wa kí wọ́n má a só ohun ọkan wọn lórí bí ìwà ìsòwò wa ṣe rí lórí ẹ̀rọ ayélujára náà.

Ṣíṣe ìdogba láàrín iṣẹ́ àti ìgbésì ayé. Ah! Yé o fẹ́ ní àgbára díẹ̀ torí tí n bá wà lẹ́nu isé kò tún tún kí n sí ààyè fún mi láti sohunkohun, àfi tó bá ti sún mọ́ àkókò ìparí iṣẹ́.

Eré ṣíṣá, àh, tí n bá ní kí n ṣee, ṣeré díẹ̀, kí n gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni mo mọ̀ pé n màá dọ́gbọ́n sáré. Bẹ́ẹ̀ni, n màá sa ọ̀pọ̀ eré lórí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ̀ mi ní orí pápá. Bẹ́ẹ̀ni, n màá n sáré.

Àlùpùpù, mi lè sọ bóyá mo ti gùn àlùpùpù rí torí mi ò gùn rí bẹ́ẹ̀ni, mi ò tí ì gun àlùpùpù rí.

Ìdojúkọ pọ̀ ní ẹnu iṣẹ́ àmọ́ à ti mọ bí a ti ṣe ń yanjú rẹ̀ ló ṣe koko jù. Ìdojúkọ lórí àkókò àti ìparí iṣẹ́ ó pẹ̀lú lára àwọn ìdojúkọ kéèkèèké tí ma n dojúkọ àti ìdojúkọ láti ara ọ̀gá lórí iṣẹ́ ṣíṣe.

Nígbà tíí o fẹ́ dogbon, ó fẹ́ di pé kò fẹ́ sowo lọ́wọ́ ọmọkùnrin díẹ̀. A ní ká bọ́ sóde, ká lọ ṣe iṣẹ́ àti rowó jẹun fún ọjọ́ náà. Mo bá lọ sáìtì tí a ti ń kó ìyẹ̀pẹ̀. Mo bá wọn ṣiṣẹ́ o, àmọ́ olùdarí iṣẹ́ ó di ohun anwatì lẹ́yìn nígbà tá a parí iṣẹ́. Ló bá di pé olùdarí iṣẹ́ dà ó títí súnlẹ̀, a ò fojú kan, àbí ìgbà tá a rí olùdarí iṣẹ́, a ṣà lè sun sáìtì. Mo bá mú orí ti lé lọ. Niyen ẹ bá di iṣẹ́ ọ̀fẹ́ o. Ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? A! Bẹ́ẹ̀ ni o, iṣẹ́ ọ̀fẹ́ ó pò, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Ah ìta, ìyẹn ni tí àwọn tí mo gbà síṣẹ́ àwọn òṣìṣẹ́ mi tí n bá gbéṣẹ́ fún wọn, tí wọ́n o yanjú iṣẹ́ náà, tọpa tìí tọ bọ́ sórí omi, tọ ma ṣiṣẹ́ kélekélekéle jọ. O máa fa ìbínú fún mi tí màá fara ya fún wọn pé kí ló fà gbogbo eléyìí, iṣẹ́ kan wà ẹ parí rẹ, ẹ fi yín lẹ̀ ẹ bọ́ sórí eléyìí. Tẹ bá parí eléyi báwo ni ọjà, ọjà ṣe, ṣe, ṣe fẹ́ kó ra ẹ jọ.

Tí n bá ní ọ̀pọ̀ iṣẹ́ láti parí, mo máa ń fẹ́ràn jù láti kóṣẹ wálé wá ṣe torií ni ilé mi, ààyè pọ̀ gan iyàrá sí fẹ fún mi láti ṣiṣẹ́ lóríi oríṣiríṣi ìpele. Nítorí ààyè, ààyè pọ̀ gan fún mi láti ṣiṣẹ́ náà. Kò sí idojúkọ tií mo fẹ́ dojú.

A ṣe ọjà jọ, tọ́jà bá pọ̀ rẹpẹtẹ, tí àkókò dé ń lọ, a máa gbé ọkọ̀, a máa kó ọjà náà sínú ọkọ̀, a máa gbé lọ yàrá ọjà tí a ń kó ọ̀pọ̀ ọjà ṣáá sí láti tọ́jú ọ̀pọ̀ ọjà náà. Èyí tí a ò ní kó lọ fún oníbàárà wa a máa kó tọ́jú nínú yàrá ọjà.

Àbí ìràwọ̀? Ìràwọ̀ òṣèré àbí ìràwọ̀ òòrùn àbí ó ti yé mi ohun tí ẹ̀ ń bímí léèrè lé lo rí, ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, lálẹ́ kí n tó wọlé sùn, ìyẹn ni tí òjò ohun bá ní ìràwọ̀ ọjọ́, mo jókòó. Ìgbà míì gan-an mo máa ka lóní ẹ̀kan eji ẹ̀ta ẹ̀rin kí n tó wọlé sùn.

Ní ojúmọ́, wákàtí mélòó ni máa ń wọ ojú fojú? Iyẹn ní í ṣe pẹ̀lú àkókò àti òru, ìdùnnú àti bí ara ṣe yá síi. Wákàtí mélò ni máa ń wọ ìbojú lóojúmọ́. Ma ní wákàtí mẹ́rin ni máa ń wọ ìbojú ní ojúmọ́

Ìgbéyewó náà dálé lórí wákàtí mélòó ni mo máa ń wọ ìbòjú ní ojúmọ́? Mo sì dáhùn ibéèrè náà pé wákàtí mẹ́rin ni o máa ń wọ ìbòjú ní ojúmọ́. Ìbéèrè náà ó fẹ́ dogbon ní ṣe pẹ̀lú kí èèyàn rónu ko ranti ohun tí ó ń ṣe ní ilé rẹ̀ bẹ́ẹ̀ ni àti o.

Hmm, fún iṣẹ́e mi, fún ìlọsíwájú iṣẹ́e mi àti ìlọsíwájú ibi iṣẹ́ mi, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ti ṣé ń ṣiṣẹ́ lórií ẹ̀rọ eléyìínbó, èyí tíi n muṣẹ́yá tí a ń pè ní kọ̀ǹpútà. Bẹ́ẹ̀ni, ìmọ̀ yẹn ni mo nílò láti lè ṣe iṣẹ́e mi dé ojú ami kí n rí èsì gidi. Ìmọ̀ lórií bí a ti ṣé ń lo kọ̀ǹpútà ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún.

Ìdénà ọkọ̀, ó ma ń fa ìdínà de ibi iṣẹ́ ní àkókò. Àmọ́, bólúwà ẹ bá jẹ́ ọlọ́gbọ́n ènìyàn kan, kó tó rí ibi iṣẹ́, yóò ti jí ti tẹ́tí gbọ́ ìròyìn ọjọ́ náà láti mọ ọ̀nà tí ìdénà ọkọ̀ wà àti ọ̀nà tí ó, tí ó, tí ó sì ìdénà ọkọ̀. Bí mo ṣe máa ń dojú pẹ̀lú ìdénà ọkọ̀ ni pé mo ti máa jí ní àtòwúrọ̀ ti tẹ́tí gbọ́ ìròyìn, ìròyìn ọjọ́ náà láti mọ ọ̀nà tí kò sí ìdénà ọkọ̀.

Àti tayọ níí ṣe pẹ̀lú kí èèyàn ṣe iṣẹ́ rẹ̀ dáadáa. Débi pé ọ̀gá gan-an tún máa dáhùn sí pé arákùnrin yìí, mm, mo nífẹ̀ẹ́ rẹ̀, ó mọju iṣẹ́, ó mọ bí a ti ṣe ń sọ òrò, ó yára sí iṣẹ́. Ọgbọ́n tí èmi ń lò níyẹ̀rọ tí mo fi ń ṣe iṣẹ́ mi pẹ̀lú àwọn alábáṣepọ̀ mi, tí mo sì fi ń tayọ láàárín wọn.

Fún ìsinmi, ká ní ọjọ́ márùn-ún péré lẹ́yìn ọjọ́ Kérésì ni mo ní fún ìsinmi ọdọọdún. Lẹ́yìn náà, bàbá wọ ọdún titun. Iṣẹ́ tun bẹ̀rẹ̀ níyẹni pẹ̀rẹ̀ u, torí ṣíṣẹ́ rẹ bí iṣẹ́ kò sì gbowó rẹ bó owó. Kò ju bẹ́ẹ̀ lọ. Ara ìmọ̀ tí Ọ̀gá'léṣẹ́ mi fà kalẹ̀ fún wa ní ìyẹn pé, bó bá ṣiṣẹ́ rẹ bí iṣẹ́ nírétí pé owó rẹ ń bọ̀, yóò sì tẹ́ ọ lọ́wọ́

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ẹnikan tó fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Ah, tí bá rí àmàlà àti gbẹ̀gìrì tó ní ẹja kíká nù, ah, ó ti tẹ́mi lọ́run o. Àmàlà àti gbẹ̀gìrì ni mo fẹ́ ní pé mo nífẹ̀ẹ́ sí jù láàárín àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù. Àmàlà àti gbẹ̀gìrì ni o. Pẹ̀lẹ́ ẹja kíká.

Ah! Ìbéèrè yìí, eléyìí fẹ́ tún fẹ́ jọ mọ bíbọ ètò lórí Íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní àwọn ìbéèrè tó gbẹ́yìn sí tẹ́lẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn ohun tuntun kí n máa kọ́ ohun tuntun ní orí Íńtánẹ́ẹ̀tì. Bí mo bá rí àǹfààní láti gbọ́ ohun lórí podcast, mo máa ń fi ìyára ṣe ni. Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí podcast, mo máa ń gbọ́ podcast.

Orúkọ pọ̀ o. Orúkọ inági jẹ sí òye tèmi, bó ṣe yé mi sí, mi ò fẹ́ lérò pé mo ní orúkọ inági jẹ. Mi ò lérò pé mo ní orúkọ inági jẹ. Mi ò ní. Rárá, mi ò ní orúkọ inági jẹ.

Tí n bá ní ohun ṣe tó bá jẹ́ iṣẹ́ kíkọ́ ìwé àti jíjẹun àti iṣẹ́ ṣíṣe, ọwọ́ otún máa fẹ́ràn láti lo jù láti fi ṣe iṣẹ́ mi. Ọwọ́ tún máa nífẹ̀ẹ́ sí jù láti lò. Ti mo bá fẹ́ ṣe iṣẹ́, iṣẹ́ kí iṣẹ́, ọwọ́ tún máa ń lo. Àmọ́ tí n bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, ọwọ́ osì máa fi ń tún rà á ṣe.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Hhm ìmọ́lẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Bí kò bá sí ìmọ́lẹ̀, inú òkùnkùn birinbirin ni ẹ̀dá ọmọ wa. Àmọ́ àwọn ẹlẹ́rọ ilera òyìnbó pèsí àkíyèsí awà ọmọ ènìyàn pé ìmọ́lẹ̀ òwúrọ̀ dára lọ́pọ̀lọpọ̀ fún ara. Ó máa ń pèsè vitamin fún ara wa àti ó má ń, ó dára lọ́pọ̀lọpọ̀ fún ara. Imọlẹ irọlẹ naa dara o, o máa n pèsè ìmọ́lẹ̀ láti rí ojú ọjọ́ fún iṣẹ́ ìrọ̀lẹ́ wa.

Ẹbí mi gẹ́gẹ́ bí mo ṣe gbọ́njú mọ̀, àṣà tí ń bẹ ní inú ẹbí mi ni pé, ọdọọdún yẹn ni oṣù tó bá kẹ́yìn nínú ọdún náà, a máa ń ní àkójọpọ̀ lẹ́yìn ọjọ́ Kérésì. A máa ní àkójọpọ̀ tí a ma pera jo, a ma sọ̀rọ̀ nípa ohun tí ẹbí fẹ́ àti ìrànlọ́wọ́ tí a le ṣe fún ara wa nínú ẹbí.

Iléra ọkàn, ìlera ara, ìlera ẹ̀mí. Kọ́ lọ̀ọ́ ń fi gbogbo ẹ̀jìn ké wá ni. Ìlera ṣe kókó ní ayé ẹ̀dá. Ẹni tó bá ń ṣàìsàn ò lè ṣiṣẹ́ àti pé ẹni tó bá ń ṣàìsàn kò lè ní, kò lè ní àǹfààní láti lè rìn gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ àti gẹ́gẹ́ bí ò ṣe hùn torí ó wà, ó ń ṣàìsàn lọ́wọ́. Mọ ẹni bá ní ìlera, ìlera ara yóò, yóò ní àǹfààní lá-láti lè rìn dé ibi kíbí tó bá hùn. Ṣé mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹni kan tó fẹ́ràn láti rìn àti láti ṣe iṣẹ́ kárakára, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera.

Tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ mi lórí iṣẹ́kíṣẹ́ bí i ká gbẹ́rù, ká kọṣẹ́, ká tòun kan, mo máa ń fìyára sí àwọn ohun tí mo kà kà sílẹ̀ yìí. Àgàgà tí n bá fẹ́ ṣètò kíkọ ọjà, mo máa farabalẹ̀ ṣẹ́ dé ojú àmì tí ọjà náà máa, máa péjọ.

Tó bá jẹ́ ohun ọ̀sán, o máa ń fẹ́ nira díẹ̀ kí n tó ró'run sùn, àmọ́ bó jẹ́ ohun òwúrọ̀ náà, iyẹ díẹ̀, ni máa ń ri orun náà sun. Àmọ́ orun àṣálẹ́ gangan lo ṣe kókó jù, kí ẹdà ri orun àṣálẹ́ sùn kó ba lè ní ìlera àti ìmúra fún iṣẹ́ ọjọ́ kejì. Orun àṣálẹ́ gangan lo ṣe kókó jù, tí ń bá ti rí orun àṣálẹ́ sùn, èyí tó kùn kékeré ni. Bí orun àṣálẹ́ ṣe kókó jù, òun ló mú kí opolo ji pepé láti lè ṣe iṣẹ́ ọjọ́ kejì.

Olórin kan kọ orin pé "Ìgbàgbọ́ ìrètí ìlérí ti kò ní pẹ̀ẹ́. Ìlérí ni mo fẹ́ jẹ́ṣà, k'ọlọ́run ṣe tèmi. Ìgbàgbọ́ o ni mo fẹ́ o, baba gbọ̀ tèmi." Ìgbàgbọ́ ṣe kókó. Mo nígbàgbọ́ nínú Kristi Jésù Ọba wa, mo sì nígbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ̀wọ́ torí òun gángán ni ìpílẹ̀ àṣà àti ìṣe ọmọ Yorùbá.

Aṣọ òtútù lẹ́bi mi pé ṣe mo ní, aṣọ wo ni mo ní tán. Mo ní àso ìgbà ẹrù, mo ní aṣọ ìgbà òjò, mo ní aṣọ ìgbà òtútù. Bó jó bá ń rọ̀, mo ní aṣọ tí mo ń wọ̀ láti mú kí ara lọ́ díẹ̀ kí ń ba lè rí ṣeṣe nínú òtútù náà. Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù tí mo ń wọ̀. Ó sì kò sí ṣe ẹyọ kan ni mo ní o. Bí mo bá máa ka aṣọ òtútù tí mo ní, yóò máa tó bí mẹ́fà, mẹ́fà tí mo ní. Oríṣiríṣi ọ̀dà gan-an ni wọ́n fi ṣe àwọn aṣọ náà. Bí mẹ́fà ni mo ní.

Bí gbàyìn, òh, ìyèn ó ní í ìṣe, ìṣe pípé kan bí olúwa rẹ bá ti jẹ ohun tó ti múra tán láti jókòó sí inú ọgbà kan pẹ̀lú orin nínú amóhùnmáwòrán rẹ̀ kò sì gbé ọtí, ọtí lura kò máa kú kò máa mọtí kò lè pẹ̀ tí máa gbọ́ ètò lórí amóhùnmáwòrán.

Àbí kí là ń péjọpọ̀ ṣe ayẹyẹ fún ti o bá kín ṣe ka yẹ ẹni náà sí. Bo bá jẹ́ tọ́jọ́ bí ni a yẹ sí pẹ̀lú pípéjọpọ̀. Lẹ́yìn yíyẹsí yóò pèsè oúnjẹ tí a máa jẹ ti sá ra lóore àti pé yàtọ̀ sí yẹ oúnjẹ ọjọ́ bí jíjẹ nìyẹn, oúnjẹ ilé síṣí jíjẹ nìyẹn, oúnjẹ tókú náà sí lé leyi náà jíjẹ náà ni a máa ka sí. Ṣé áari oúnjẹ ayẹyẹ tí kò yẹ fún jíjẹ ni? Ẹ bù mí gbọ́.

Ká gbọ́ orin, ká ṣeré mo fẹ́ràn rẹ̀ gaan. Àmọ́, kíkọrin mi ò lérò pé mo fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí ká kọrin, àmọ́ mo máa ń kọrin kẹ́lẹ́. Íyẹn ni tí bá ń bẹnu balùwẹ̀ pé mofẹ́ d' omí sórí, máa ń kọrin kẹ́lẹ́. Àmọ́ pé kí n fẹ́ràn kíkọrin, mi ò sí ní ẹgbẹ́ akọrin ná. Kání mo wà ní ẹgbẹ́ akọrin ni mo bá ní iṣe yẹn kò bá fẹ́ẹ̀ mọ́ mi lára kí n má, kín fẹ́ràn orin amoo mi lérò pé mo fẹ́ràn kíkọrin mìí ní lọ́kàn.

Oúnjẹ mi gbà, ìgbà mélòó ni ìsinmi oúnjẹ mi gbà? Oúnjẹ ọ̀sán mi gbà. Óké. Ní ilé iṣẹ́ mi, òṣìṣẹ́ pọ̀ gan pẹ̀lú yẹn kò jẹ́ kí ìsinmi oúnjẹ ọ̀sán pọ̀ lọ títí bẹ́ẹ̀ yẹn náà. Àmọ́ ìṣẹ́jú ọgbọ̀n ni ó gbà mí láti ní ìsinmi oúnjẹ ọ̀sán mi fún ọjọ́ náà. Òun sì re, ojoojúmọ́ ìṣẹ́jú ọgbọ̀n ni mò ń lò fún ìsinmi oúnjẹ ọ̀sán mi ní ibi iṣẹ́ mi.

Bólúwaa rẹ bá ṣiṣẹ́ agbara, yóò láàgùn. Boo bá làagùn, bo bá gbẹ́ mọ́ ẹ lára, ọ̀bún dé, òbúkọ́ dé ọ̀bún dé, kí ọlọ́run ṣà ṣàánú. A dẹ̀ le ṣe ká má ṣiṣẹ́. Àmọ ìdí tí a ṣe ní ní ìdáàbòbò òòrùn nìyẹn. Láti lè dáàbòbò wa ní àárín àwùjọ èèyàn tà baa n rin l'áwùjọ ká máà bùn ká máà rùn pawọ́n pẹ̀lú orun ara wa. Bẹ́ẹ̀ni mo ní ìdáàbòbòo òòrùn tí mo n lò mo sì máa ń fi sí ara mi tí mo bá ń jáde lọ sóde àti tí n báa wà ní a, àárín àwùjọ àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá ọjọ́. Tí n bá ní ǹkan ṣe ní àgbàlá mi. Ibẹ̀, ibẹ̀ ni mo ti máa ń ṣe àwọn ètò kéèké ǹkanti tí bá, tí bá ní ṣe tó ní kí n pe orujọ́. Mo ní àgbàlá ọjọ́, bẹ́ẹ̀ni.

Ìbọn ohun darà náà láti dáàbò bo ọrùn Olúwa rẹ. Ṣé mo máa ń wọ ìbọn? Ìbéèrè pàtàkì náà tun lelẹ́yi. Bẹ́ẹ̀ni mo ní ìbọrun mo sì máa ń wọ ìbọrun.

Mo jẹ alawada eniyan kan, ere diẹ, ẹfẹ diẹ, ere diẹ, ẹfẹ diẹ. Laarin awọn alaba, alaba ṣiṣẹ pọ mi. Baba nika ṣiṣẹ, baba ṣiṣẹ titi ti iṣẹ naa ba ti wọra, toba dipe o ni fẹ ma rẹ oníkánúkùn mo, mo ma bẹrẹ ẹfẹ ni lati jẹ ki ka tun ni ẹmi mi si iṣẹ naa, ẹfẹ ni lori iṣẹ naa. Bi mo ṣe ń.

Ìtọ́jú ara. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Bí mo ṣe máa ń tọ́jú ara mi kòjú, kí n wẹ̀mọ́ tónítóní, kí n tọ́jú ara mi. Lẹ́yìn náà kí n lo òògùn sí ara mi láti jẹ́ kí ara jí fáfá, ara jáfáfá àti kí ara pé fún iṣẹ́ ọjọ́ náà àbí iṣẹ́ ọjọ́ kejì. Bí mo ṣe máa ń tọ́jú ara mi kòjú báyìí lọ àti oúnjẹ, oúnjẹ ṣe pàtàkì. Oúnjẹ tó máa ń ṣara lóore àti ṣara láǹfààní ni màá ń jẹ. Mo sì máa ń lo fáítámììn náà láti tún ara ṣe.

Tí n bá gbó omi sára tí mo ń nu ara mi tán, bẹ́ẹ̀ ni mo ní ìpara tí mò ń lò. Mi ò fẹ́ bóra o, mi ò tẹ́ẹ́ ní ìfẹ́ pé à ń bóra lórí pé a fẹ́ máa ra dán. Tí n bá ti wẹ̀ tán, ìpara mi kò ju vaseline èyí tí yóò wà fún ara mi àti àwọ̀ mi, tí n bá ti lò yẹ́ sára tí mo ti lo ìdáàbòbò òòrùn tó jọjọ́ ju, ó ti tán. Ó kún kí n bọ́ sóde kí n máa ṣoge lọ.

Mo nífẹ̀ẹ́ sí iná dídá. Koi ṣe pé kò sí iná tí mi ò lè dá o, àmọ́ ó lójú iná tí mo lè dá. Torí gbogbo e ko ni mo mọ̀ tán, mo sì ń kọ́ bó ṣe ń dáná sì ni, àmọ́ ó lójú iná tí mo lè dá. Mo sì fẹ́ràn iná dídá. Ìgbà wo ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Tí bá máa ní kí n ṣàṣàrò lórí ẹ̀, yóò ti máa tó bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn. Torí lẹ́yìn ìgbà tá wọ ọdún Kérésì, mo ò tún léro pé mo lọ sọ́dọ̀ olóúnjẹ kankan pé mo fẹ́ lọ ra oúnjẹ jẹ. Àti bẹ̀rẹ̀ ọdún Kérésì ni mi ò ti bẹ̀rẹ̀ sí ní dáná oúnjẹ tí mò ń jẹ.

Àwòrán oríṣìíríṣìí àwòrán níbẹ̀. A ní àwòrán ènìyàn, a ní àwòrán ẹran, a ní àwòrán ohun jíjẹ, a ní àwòrán aṣọ wíwọ̀, a ní àwòrán bàtà, a ní àwòrán ilé. Bẹ́ẹ̀ni, ẹbí mí pé ṣe mo mọ bí a ti ń ka àwòrán ilé. Kò tún ní kíkọ́, àwòrán, àwòrán, àwòrán kíkà kò ní, kò ní kíkọ́. Mo ní òye rẹ̀, mo sì mọ bí a ti ṣe ń ka àwòrán ilé.

Ẹ̀rọ ayélujára mi tí ń ṣe WiFi mi. Bẹ́ẹ̀ni, ó yára bí àṣá. Tí n bá fẹ́ ṣe nǹkan lówó lórí Íńtánẹ́ẹ̀tì mi, ẹ̀rọ WiFi náà ni máa ń yára kan láti lè gbé ohun náà ṣe ní kíákíá. Nítorí mi ò fẹ́ kí ìdíwọ́ kankan yọjú lórí ǹkan tí n bá fẹ́ ṣe lórí Íńtánẹ́ẹ̀tì mi. Idí ti mo fi máa ń kọ́n sí WiFi mi nìyẹn láti lè rí ohun náà ṣe kosì yanjú.

Lójúmọ́ fún ọjọ́ kan, ká bẹ̀rè pẹ̀lú ọjọ́ kan náà, tí n bá jí ló wúrọ̀, tí n bá ṣìṣẹ́ tán tí mo rẹ̀, tí mo jẹun, mo ó mú bí lítà àbọ̀ lórí omi tí n bá mu, lítà àbọ̀ ni mo ó mu. Ọ̀ṣọ́ náà tí n bá ní mo jẹun tán, lítà àbọ̀ náà ni màá mu. Àṣálẹ́ náà tí n bá ní mo jẹun tán, lítà àbọ̀ náà ni, ló, àṣálẹ́, ẹ̀kún, lítà kan máa mú bẹ́ẹ̀, nítorí àṣálẹ́, ará, ará, ará nílò ọ̀pọ̀ omi, lítà, lítà kan máa mú. So lítà tí màá mú lójúmọ́, àṣàró gbogbo ẹ̀ yóò má tó lítà méjì tí màá mú lójúmọ́

Ìgbádùn, ìgbádùn. Ìgbádùn pín sí oríṣìíríṣìí ohun. Ẹlòmi, gbígbọ̀ orin aládùn ni ìgbádùn tirẹ̀. Ẹlomi kẹ̀dẹ̀ re, jijẹ oúnjẹ tó dùn, oúnjẹ aláta ni ìgbádùn tirẹ̀. Ẹlomi, gbigbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, òun ni ìgbádùn ti ẹ. Èmi gẹ́gẹ́ bí ẹnikan, ìgbádùn tèmi kò ju kí n rí ọtí tó tutù pẹ̀lú ẹja tó láta n nu àti pọ̀nmọ́ kí n sì jókòó sí abẹ́ ọyẹ́ olóyìnbó eyi tí ó n fẹ́ gan.

Àhín, mi kìí fún ohun mi láfààní kó kún jù. Tí irun bá ti ń pọ̀ jù lórí ó máa ń fa ẹ̀fọ́rí fún mi. N sì fẹ́ràn ẹ̀fọ́rí torí i, orí yìí náà la fi ń ro gbogbo nǹkan tí a fi ń ṣe iṣẹ́. Tí a bá ronu dáadáa ó máa kó ba iṣẹ́. So, ti n bá ní kí n béèyẹ̀wò ó yé, ìgbà tí mi máa ń gẹrun mi. Ẹ̀ẹ̀mejì ní oṣù ni máa ń gé irun mi ẹ̀ẹ̀mejì lóṣù. Oṣùùù ọ̀sẹ̀, ọ̀sẹ̀ méjì méjì nínú oṣù n máa ń gẹrun mi.

Ẹ̀gbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn? Eré ìdárayá, sé eré orí ìtàgé ni tàbí eré àkọrin? Tó bá jẹ́ eré ìdárayá, yóò fẹ́ jọmọ eré orí ìtàgé, bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ìgbà tí mòun wà ní ilé ìwé mi. Ó ní àwọn àkójọ èèyàn kan tí wọ́n máa ń ṣe ayẹyẹ eré ìdárayá ní ọjọ́ kí jọ tá bá ní ayẹyẹ ní inú ilé ìwé. A máa ń kàn sí wọn tá bá ní ayẹyẹ ká yẹyẹ ní inú ilé ìwé, mo sì fẹ́ràn wọ́n.

Hmm, ènìyàn, àbí ìdí yàn yàn? Ènìyàn ṣòro láti darí o. Hmm, iṣẹ́ ńlá ni olùdarí ń ṣe. Ẹni tó bá ń darí ènìyàn tó, tó sì ń rí èsì gidi, iṣẹ́ ńlá ló ń ṣe. Àti darí ènìyàn ó nílò pẹ̀lú oṣù, ọ̀pọ̀ sùúrù àti àkókò. Torí ènìyàn ṣòro láti darí. Ní òlérò o. Kò rọrùn, kò rọrùn fún mi láti darí ènìyàn jì.

Wọ́n ní ajàkumàlè kí n rìn dé ọ̀sán, ẹni a bá bí ìré kì í rìn dé òru. Ìdí tí àwọn ilé iṣẹ́ ṣe pèsè káàdì iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ wọn nìyẹ́n torí tó bá rìn de, tó bá kó ṣọ́wọ́ àwọn ọlọ́pàá, awon àwọn ọlọ́pàá tí wọ́n wà lọ́nà, tó bá dá wọn duró lọ́nà, kó ba lè rí ǹkan fi ṣe àmì fún wọn pé oníṣẹ́ làwọn, àwọn oníṣẹ́ tí wọ́ ń ṣe ò, pé wọ́n wà lábẹ́ ilé iṣẹ́ kan tí wọ́n ti ń ṣiṣẹ́. Kó ba lè yọra wọn nínú ìdánwò ọlọ́pàá torí ọlọ́pàá bẹ́ṣẹ́ rí wọn yẹ, jẹun jẹun ni wọ́n. Ẹni tí wọ́n yóò fi jẹun ni wọ́n wá, kó lọ máa jẹ àkósí wọn lọ́wọ́ ni ó ṣe kókó jù.

Ó wù mí ná. Mo nífẹ̀ẹ́ sí ọkọ̀ wíwà àmọ́ mi ò tí pinnu láti kọ́ bí a ti ṣe ń wọkọ̀. Mi dẹ̀ tí ì jogun ọkọ̀ kan àmọ́ àdúrà ta ń gbà ni kí Ọlọ́run ṣe wá bí a ṣe fẹ́ kí n rówó gidi, kí n ti fi ra ọkọ̀, kí n kọ́ bí bí wọn ṣe n wa. Àmọ́ ṣé mo máa n tẹ̀lé òfin ìyára ọkọ̀? Iyẹ́n tí n bá padà ní ọkọ̀ ó yẹ kí n pinnu láti tẹ̀lé òfin ìyára ọkọ̀ láti yẹra fún àwọn wàhálà ọlọ́pàá àti àwọn typhus tí ń bẹ ló jù papa.

Hmm, ẹlẹ́bẹ̀ tó bá rí bẹ́bẹ̀ ẹ̀sìn tà yá ni, kó mi bọ́ ṣe ń p’ẹja, má fún mi l’ẹja jẹ, òré ni iye ná. Àmọ́ èmi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi, ọkọ̀ ojú omi ni mo kọ́ bí a ti ṣe ń tú ẹ̀rọ rẹ̀ ṣe, mo sì ní òye bí a ti ṣe ń wẹ do pẹ̀lú gbogbo oyẹ náà. Mo fẹ́ lè ní mo mọ bí a ti ṣe ń pẹja lódo pẹ̀lú àwọ̀ àti ohun tí a fi ń pẹja. Mo mọ bí a ti ṣe ń pẹja lódo.

Kí n tó jáde rárá tíẹ ni, n o kọkọ wo lítà epo tó kù ní ojú iwọn ọkọ̀ mi kí mọ oyè lítà tó kù. Tí lítà náà bá fẹ́ kéré mọ, n ti gbé gálọ̀nù epo gún ọ̀kadà lọlé epo lọ́ra epo fi kún epo inú ọkọ̀ mi. Ọwọ́ òwúrọ̀ tí mo bá fẹ́ jáde ni máa nífẹ̀ẹ́ sí láti ra epo sí fún ọkọ̀ mi.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Adúgbò àti agbègbè tí oníkánukún gbé yàtọ̀ síra ná. Rírìn ní àlàáfíà ní í ṣe pẹ̀lú adúgbò àti agbègbè. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń rìn ní àlàáfíà torí adúgbò gidi ni mo ń, ni mo ń gbé bẹ́ẹ̀ni.

Ààyè iṣẹ́ ọ̀tọ̀, ààyè eré ọ̀tọ̀. Èmi tí bá máa fẹ́ sọ ìpinnu tèmi nípa ìbéèrè yìí, ojoojúmọ́ ni mo máa ń ráyè tẹ́bí torí tí mo bá dé láti ibi iṣẹ́, ilé ni mò ń dé sí, mo tún ní ibìkan tí mò ń b'ówó lú wọ̀ lọ. Bẹ́ẹ̀ ni, bí mo ṣe máa ń ní àkókò pẹ̀lú ẹbí mi rẹ.

Ìgbà tí mo kéré tí mo wà ní ilé ìwé, ilé ìwé aṣẹ̀ṣẹ̀ bẹrẹ ni tí wọ́n gbé iṣẹ́ ìdánwò fún mi tí mo sì ṣe èyí tó wù mí pẹ̀lú iṣẹ́ náà tí mo ò ṣe bí olùkọ́ ṣe fẹ́ kí n ṣe. Ìgbà tí olùkọ́ máa gbé yewo tó rí èsì ìdánwò mi, inú bíi gan, ẹgba ló fi yẹ́ mi sí tó nà mí gan, mo sì sunkún, ó dẹ̀, ó dùn mí gan.

Ojoojúmọ́ tí n bá ní iná ń dá, ni mo màá ń lọ sọ́jà. Tí n bá fẹ́ dána oúnjẹ tí màá jẹ fún ọjọ́ náà. Màá ti jí ní ojú afẹ́mọ́jú, tí múra, ti wọ aṣọ, mú oriti ọ́ja lọ, ra èlo àti ẹran àti ẹja, ohun tí màá nílò fún oúnjẹ ọjọ́ náà. Ojúmọ́ ni màá ń lọ sọ́jà. Mi, mi, mi ò pa ọjọ́ kan jẹ rí.

N ò kí à tó bọ́jú nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yí tí n ṣe fóònù. Lẹ́tà kíkan jẹ́ ohun tí a fi ń gbọ́ ìrù ara ní oríṣi ibikíbi tí a bá wà. Bẹ́ẹ̀ ni, mo máà ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Iye ni tí wọ́n bá sì ń tòsí, àmọ́ lórí fóònù ni mo ti ń kọ lẹ́tà náà.

Bẹ́ẹ̀ni, àdéhùn ṣe pàtàkì lórí ohunkóhun tí ẹda bá fẹ́ ṣe pẹ̀lú ará àti ọ̀rẹ́ àti ẹ̀yà kẹ́yà. Bẹ́ẹ̀ni, kí n tó ṣe ohunkóhun tí a bá ní àdéhùn, tó bá ní àdéhùn, mo máa ń ka àdéhùn náà dáadáa kí n tó dáwọ́ lé láti rí i dájú pé ohun tí mo ṣe ó tẹ̀lé ìlànà àdéhùn tí mo ti kà ṣíwájú lórí rẹ̀.

Fájì alalẹ́ tí mo bá dé láti ibi iṣẹ́ mi, ó ní ilé ìtura tó ń bẹ ní inú àdúgbò mi tí bá ti jẹ́ ohun tán tí mo, tí mo jókòó sími díẹ̀. Mo mọ ó tótọ́ gẹ́lọ̀ nìyẹn, fàájì yá. Ní ilé fàájì náà ó ní, ó ní ààyè ibi orin tí àwọn akọrin tí máa máa ń ṣeré fún àwọn oníbàárà wọn lálalẹ́. Ibẹ̀ ni mo máa ń jókòó sí ti n máa tẹ́tí gbọ orin oríṣiríṣi akọrin tó bá wà ní alalẹ́.

Báwo ni mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Tí n bá ní ìpè pàjáwìrì lórí nọ́mbà tí kò sí lórí fóònù mi, mo máa pe àkíyèsí ọ̀gá mi sí pé mo ní láti gbáyé láti lọ gbé kọ́ọ̀lù yí torí ó ṣe pàtàkì, ó ṣe kókó. Mo mo sì máa tọrọ ayé, mo máa lọ yàrá ìjókòó lọ gbé kọ́ọ̀lù náà.

Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ mí pé mo ní mo fẹ́ràn iná dídá, a dẹ̀ mọ̀ pé èékánná ọwọ́ tí a bá ṣe ìtọ́jú rẹ̀ yóò gba ìdọ̀tí jọ sí i abẹ́ ìkíkanna kò dẹ̀ da fún iná dídá torí ẹ̀gbin ni olúwa rẹ máa ṣe jọ sínú oúnjẹ tó fẹ́ jẹ yẹ́ kí ó máa fa ìlera ara, ó máa fa àìsàn sí ara. Nítorí náà tí mo bá rí pé èékánná ọwọ́ mi ti hùn kọjá ààyè mo máa rẹ padà sípò. Ti ọwọ́ tẹ́ẹ̀sẹ̀ ni mo máa ń ṣe ìtọ́jú rẹ.

Ojú òpó ayélujára, ayélujára iyẹn níí ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára oríṣiríṣi tí ń bẹ. Iyẹn níí ṣe pẹ̀lú ẹ̀rọ tí à ń lò lórí fóònù àti tí à ń lò ní inú ilé. Òpó ayélujára iyẹn máa níí ṣe pẹ̀lú òpó nẹ́tíwọ́ọ̀kì tí a fi ń pe ara lórí fóònù. Tí bá ní kí n ka ojú òpó ayélujára tí ó wà, mẹ́ta ni ò máa jẹ́ ní òǹkà. Bẹ́ẹ̀ni ojú òpó ayélujára mẹ́ta ni ó wà.

Boúnjẹ bá láta, ó da torí ata dára lára kò kí ń fa kí àyà rìn ènìyàn. Oúnjẹ tó láta da, kooúnjẹ láta kò pọ̀ ó da kò kí ń fa kí àyà rìn ènìyàn. Bẹ́ẹ̀ ni, mo nífẹ̀ẹ́ sí oúnjẹ tó ní ata, káta pọ̀ n nù oúnjẹ náà.

Orin Baba Wá Arunà Ìṣọ̀là, Ọba Olórin Apala. Bẹ́ẹ̀ni, orin Baba Wá Arunà Ìṣọ̀là ni mo ní fẹ́ ẹ ní pé mo fẹ́ran ju pẹ̀lú apala version tí bàbá máa nkọ ní ayé ọjọ́ ìgbà tí wọ́n. Orin apala ni mo ni mo fẹ́, fẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù.

Bẹ́ẹ̀ni o. Gbogbo satifíkétì mi àti àwòrán kékeré tí mo níidi ati fáìlì tí mo kó jọ ó bẹ nínú pálí fáìlì mi, mo sì gbé pamọ́ sí orí kọ́bọ́ọ̀dù aṣọ mi. Ki eku àti ááyán, mo sì kó káńfọ̀ sínú pálí náà láti lé ááyán jìnnà sí fáìlì náà.

Ọkọ̀ mi ni iṣẹ́ títú ẹ̀rọ ọkọ̀ ojú omi ṣe. Náà, se a máa wa ní mi èmi mi gun ọkọ̀ ojú omi rí ni. Gígùn ọkọ̀ ojú omi, ó ti di kò ṣe, kò ṣe má ṣe ní ẹnu iṣẹ́ tí mò ń ṣe torí inú ọkọ̀ náà là tí dẹ́ ṣe iṣẹ́ tí à ń ṣe. Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí, mo ti gun dáadáa, kò ní òǹkà mọ́. Mo lè ka oyè ígbà tí mo ti gun ọkọ̀ ojú omi rí, mó sì le wá ọkọ̀ ojú omi náà iyẹ́ tún pẹ̀lú ohun tí mò lè ṣe lórí ọkọ̀ ojú omi.

Ìdáhùn mi sí ìdánwò tó gbẹ̀yìn sí elé ni pé ṣé mo mọ bí a ti ṣe ń gun ọkọ̀ ojú omi rí. Mo sì ní bẹ́ẹ̀ni. Pẹ̀lú ìmọ̀ mi lórí bí a ti ń gun ọkọ̀ ojú omi, mo ní àǹfààní láti kọ́ bí a ti ń rú ẹ náà torí iṣẹ́ tí mo ń ṣe ó nílò pẹ̀lú kí èèyàn ó wà lórí omi kó sì mọ bí a ti ń ṣe é nínú omi. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ. Mo lè wẹ nínú odò àmọ́ ó ń ṣe lọ títí o fún ìgbà díẹ̀ náà ni.

Ní, ní ilé ìwé gíga ni mo ti kọ́ àṣà bí a ti ṣe ń, kọ́ bí a ti ṣe ń kàwé, torí bí o bá kàwé rẹ, báwo lo ti fẹ́ ṣe ẹ̀sìn ìdánwò rẹ, rẹ kò sì yege ní orí rẹ. Bẹ́ẹ̀ sì ni bí o bá kàwé rẹ, báwo ni o ṣe fẹ́ da ènìyàn ní ayé ta wà yìí. Ṣé mo máa ń ka ìwé lẹ́ sọ̀ọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé mi, mo sì mọ ìwé mi náà.

Ọ̀gá ilé iṣẹ́ mi jẹ́ ẹnìkan tu yóò fa ọmọṣẹ́ mọ́ra. Bẹ́ẹ̀ ni, ó máa ń bá ọmọṣẹ́ ṣeré gan an. Gbogbo ọmọṣẹ́ ni ọ̀rẹ́ rẹ̀. Kò ya ẹnìkan sọ́tọ̀. Bo bá jẹ́ ẹni búburú gan an tí ìwà ẹ ò da, ọ̀rẹ́ rẹ ni ẹ́. Bo jẹ́ ẹni tiii tó tó kórìíraaa ẹni kejì rẹ̀, ọ̀rẹ́ rẹ ni rẹ́. So ìbáṣepọ̀ tó da ni mo ní pẹ̀lú ọ̀gá ilé iṣẹ́ mi.

Kọfi tàbí tíì, èwo lẹ̀yin lérò pé mo má fẹ́ẹ nìfẹ́ sí jù? Kọfi, ààbọ̀ tíì ni kọfi, ààbọ̀ tíì ni kọfi. Ṣùgbọ́n tí èròjà bá pé jọ ló dá tíì. Tíì gangan ni àwon eeyan má fẹ́ẹ nífẹ́ sí jù. Ṣùgbọ́n wọ́n ní kọfi dá pé ó máa ń mú kí ọpoloọ́ ji pépé. Pé tíì beyàn bá fẹ́ mú tíì láti-- àmọ́ onikalukuu ohun ọ̀tọ̀ la nífẹ́ sí, èmi, èmi nífẹ́ sí tíì, kọfi ni mo, àbí tíì ni mo fẹ́ràn kòo ṣe kọfi.

Oogun da fún ìlera ara àti ọkàn. Bẹ́ẹ̀ni, mo ní oogun tí mo ń mu lojúmọ, sirop sí ní pẹ̀lú, kí n tó lọ ibi iṣẹ́, mo ó mu ẹ̀kún kọ́ọ̀pù rẹ̀ láàárọ̀, tí ń bá ṣètè lálẹ́, mo tún mu ẹ̀kún kọ́ọ̀pù rẹ̀ ní àṣálẹ́. Bẹ́ẹ̀ni, mo máa ń mu òògùn ní ojoojúmọ́

Mi ò ṣerí. Kọ́ lọ́un má jẹ ká rọ̀gùn bí wá jẹ, tàbí bí láàlá yìí ṣe kọ́ lọun máa sá ṣàjẹjàn rọ̀gùn ẹ ní. Mi ò lérò pé mo ń fún ni ní ẹ̀jẹ̀ rí, mi ò ṣerí. Kọ́ lọun má jẹ a rọ̀gùn ẹ.

Bẹ́ẹ̀ni, tí n bá wà nílé ní ìgbẹ́yìn ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ kan, ọjọ́ tó gbẹ̀yìn ní ọ̀sẹ̀ kan tí n bá wà nílé, ọjọ́ ọ̀sán àbí ọ̀sán ọjọ́ náà, ká ní òwúrọ̀ mo fi lọ dá bọ́ọ̀lù aláfẹ́sẹ̀gbà, mo délé, mo ṣọ̀ra, mo jẹun. Tó bá dà wọ́ ọ̀sán, mo lè ní kí n lọ ra díẹ̀ kí n sùn, kí n sì lọ ra kí n sùn díẹ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán.

Ìrọ̀rí mẹ́ta ni mo ní torí yàrá ọ̀tọ̀ ló ń bẹ ní inú ilé mi. Tí n bá wá nu yàrá lelejò, ìrọ̀rí méjì ló ń bẹmbẹ. Yàrá kan tí mo tún ní ìrọ̀rí kan ló ń bẹmbẹ. Ṣùgbọ́n tí n bá fẹ́ sùn ní òwúrọ̀ tàbí ọ̀sán, ìrọ̀rí kan ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo sì dákọ́ọ̀ ni nígbà tí mo ní àǹfààní sí kẹ̀kẹ́ ẹlẹ́gbọ̀n kan ní àdúgbò. Ó máa ń rẹ́ntì kẹ̀kẹ́ fún àwọn ọ̀dọ́. Ó sì fi sí abe abò mi pé kí n máa ṣe ìtọ́jú kẹ̀kẹ́ náà. Àǹfààní yẹn ni mo fi kọ́ bí a ti ṣe ń gun kẹ̀kẹ́. Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́

Tí nbá fẹ́ jẹ oúnjẹ, mo máa ń fẹ́ràn kí ẹran ṣeré pọ̀ lórí oúnjẹ náà torí ẹran dáa lára. Ẹran jẹ́ èròjà protein fún ara. Ó sì dà kí èèyàn máa jẹ ọ̀pọ̀ ẹran tó bá ń jẹun torí ẹran dáa fún ara. Bẹ́ẹ̀ ni, mo jẹ ẹnìkan tí ó máa ń jẹ ẹran.

Tí n bá ti dé ní ibi iṣẹ́ ní alé, tí n bá ti ṣe ohun tó ní ṣe tí mo ti jẹun mi, tí bá wù wọ́n jẹ ní ojú àwọ̀ wọn, tí n bẹ ní inú pálọ̀ mi tó oju ọjọ bá ti fẹ́ máa dọ́gbọ́n lọ díẹ̀, aago mẹ́jọ ní aṣálẹ́ ni máa ń gun ibùsùn wọlé sùn. Aago mẹ́jọ ní aṣálẹ́ ni máa ń sùn.

Àṣẹṣẹ bẹ̀rẹ̀ owó pípa ọmọ mi ni kólo ni mo fi kọ́ bí a ti ṣe ń kó owó pamọ́. Láti kékeré mi, bí n bá gba owó bisikí àti owó ẹ́gún jẹ, màá yo n nú rẹ̀ màá fi sínú kólo. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ, owó ibi iṣẹ́ mi tí n bá gba, mo kó sínú kólo. Ìgbà tó yá ni wári pé owó yẹn ti pọ̀ ju kólo lọ, kólo ò tún lè gba owó náà mọ́. Mo wá lọ̀lé ìfowópamọ́, mo lọ ṣí àkáǹtì pẹ̀lú wọn. Mo bẹ́rẹ́ sí ní kó owó sínú àkáǹtì owó ilé iṣẹ́, owó ilé ìfowópamọ́ mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń pa owó pamọ́

Bẹ́ẹ̀ni o, mo nífẹ̀ẹ́ sí ohun protein torí ó ma ń sára lóore. Bẹ́ẹ̀ni mo má a ń mu ohun mímu protein iyẹn siropu abí ohun mímu sá tó bá ti ní èròjà protein nínú, mo ma ń mú láti se ara lóore.

Bẹ́ẹ̀ni o, ní orí ìgbà èwe mi, ìgbà tí mo fẹ́, mò ń padà bọ̀ láti ọ̀nà ilé ìwé mi tí mo ní kí n yára gba ọ̀nà kan tó fẹ́ jọmọ́ ọ̀nà tó fẹ́ yá sí ilé. Ìgbà tí mo ti máa tọ̀ ọ̀nà náà lọ, mo bá rí pé ọ̀nà náà dojúru, mo tún mọ ojútùú ọ̀nà náà mọ̀. Ọ̀pẹ́ àwọn tó ń wa ladugbo ni mo béèrè ọ̀nà lọ́wọ́ tí wọ́n darí mi sí ọ̀nà tó tọ́, hun tó bá ra mi nílé. Bẹ́ẹ̀ni, mo ti sìnà ri.

Bẹ́ẹ̀ni, bíi ọ̀gá iṣẹ́ tó mọjú iṣẹ́ tó sì mọ bí a ti ṣe ń mú kí iṣẹ́ yá àti mú orí òṣìṣẹ́ wu, kan ba lè fi ẹ̀mí àt'ara sí iṣẹ́ ṣíṣe. Owó àfikún jẹ́ ọ̀nà kan tí olùdarí iṣẹ́ máa fi ń mú orí òṣìṣẹ́ wú láti fara sí iṣẹ́. Gẹ́gẹ́ bí olùdarí iṣẹ́ tó sì mọ ojú iṣẹ́, mo máa ń fi owó kún, mo máa ń fi owó àfikún fún àwọn òṣìṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, ká tó ní àpéròjọ fún ayẹyẹ àbí fún àkójọpọ̀ kan, ètò ló máa ń kọko síwájú. Tí a bá ṣètò nǹkan, báwo la ṣe fẹ́ ko eròjọ? Níní òye ètò ṣíṣe ó ṣe pàtàkì fún ẹni bá ní nǹkan ṣe. Ṣé mo jẹ́ ènìyàn tó máa ń ṣètò nǹkan? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ṣe ń ṣètò nǹkan, àmọ́ ó ki ṣe gbogbo ètò ni mo mọ̀ tán. Ètò ohun kéékèèké bíi àkójọpọ̀, ká jókòó ká ṣe fáájì kékeré àbí kí a sọ̀rọ̀ nípa bí a ti ṣe máa rán ara lọ́wọ́. Mo mọ̀ bí a ti ṣe ń ṣe ètò náà.

Bẹ́ẹ̀ni, ní ilé, ilé, ilé ìwé ẹ̀kọ́ tí mo lọ, ilé ìwé ẹ̀kọ́ gíga, emi nìkan ni mò ń dá lọ yàrá mi ni mò ń dá ṣebí mo ṣe ń ṣe. Pẹ̀lú yẹn, mo ní àǹfààní láti kọ́ bí a ti ṣe ń se oúnjẹ lára àwọn ará ilé mi àti ọ̀rẹ́ mi tí ń báwa bẹ̀ mí wò nínú ilé. Mo kọ́ bí a ti ṣe ń se oúnjẹ lára wọn, mo sì mọ bí a ti ṣe ń se oúnjẹ, àmọ́ ó lójú oúnjẹ tí mo lè se.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé mi. Ó sì wọ́pọ̀ tí mo ní inú yàrá oríṣìíríṣìí tí ń bé nínú ilé mi. Àgàgà yàrá ìgba alejo mi, ẹ̀rọ ọlọ́gbọ́n tó ń bẹ́mbẹ́ kò tó ń kà, ẹ̀rọ amóhùnmáwòrán bẹ́mbẹ́, èyí tí jẹ́ ti òde òní pẹ̀lú ẹ̀rọ ọlọ́gbọ́n tó lórin tí jẹ́ pé òun ni a fi ń pàṣẹ fún orin lórí rẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi.

Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni má fẹ́, ni mo ní ìfẹ́ sí jù. Kí gbogbo èròjà pé jọ, kí edé wà lójú kan, kí ẹja kíkà wà lójú kan, kí pọ̀nmọ́ má kẹ́yìn, kí ẹran gan pẹ̀lú kan wa bá ń ro àmàlà, àmàlà tó fẹ́lẹ́ pẹ̀lú kí n rí omi tútù, kí n fi yẹ́ti gbogbo ẹ̀ tẹ̀léra lọ. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni mo fẹ́ràn jù bẹ́ẹ̀ ni, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ló jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù.

Àdúgbò tí mo wà yìí náà ni a gbé bí mi, ibẹ̀ sì ni mo dàgbà sí. Bẹ́ẹ̀ni àwọn aládùúgbò mi, mo mọ̀ wọ́n àmọ́ ọ̀pọ̀ n nú wọ́n ti sí kúrò ládùúgbò torí wọ́n ti nílé tí wọn wọ́n sì ti gbalé síbò mi. Àmọ́ àwọn tí ń bẹ ládùúgbò mo fẹ́ ni mo mọ̀ wọ́n àmọ́ kò ń ṣe dáradára bẹ́ẹ̀ yẹn ná.

Tí n bá ti dé láti ibi iṣẹ́ mi tí mo jẹun, tí mo sì momi, kò jú kí n gbáṣọ̀ gidi kan wọ̀, kí n lo ìdábòbò òòrùn tó dára, kí n sì mórí ti ilé ìtura tí n bẹ ní àdúgbò mi lọ, lọ gbọ́ orin kíkọ lẹ́nu àwọn akọrin tó bá bẹ ní ojú agbo náà, ohun tí máa ń ṣe ní àṣàle ni yen o.

Ìgbà tí mo dáwọ́ jọ pé mo fẹ́ lọ ra bọ́ọ̀lù alafẹsẹ̀gbá. Owó tí mo dá kò ju five hundred naira lọ, mo sì fẹ́ lọ ra bọ́ọ̀lù oní three thousand naira. Ìgbà tí máa dé ọ̀dọ̀ oní bọ́ọ̀lù, ẹ̀rín àti eré ni mo bá kúrò níbẹ̀. Torí owó tí mo ní lọ́wọ́ kò tó oye tí wọ́n ń ta bọ́ọ̀lù náà.

N n àpò owó mi, ohun tí ń bẹ ń bẹ ò ju àwòrán kékeré, àwòrán kékeré ni àwòrán kékeré mi pẹ̀lú owó àti kọ́kọ́rọ́ yàrá mi àti tọkọ mi. Àwọn ohun tó ń bẹ nínú àpò owó mi nìyẹ́n, kò ju bẹ́ẹ̀ lọ.

Ìdánwò tí mó dàwùn gbẹ́yìn ni pé kín ní mó máa ń kó sínú àpò owó mi, mó sì mẹ́nu ba kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ oríṣìíríṣìí ni mó máa ń kó sínú àpò owó mi, kọ́kọ́rọ́ yàrá àti kọ́kọ́rọ́ ọkọ̀. Íbo ni mó máa ń fi kọ́kọ́rọ́ mi sí? Mo ní oríṣìíríṣìí kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ ọkọ̀ mi máa ń bẹ́ nínú àpò owó mi àti ti yàrá mi. Nínú àpò owó mi ni mó máa ń fi kọ́kọ́rọ́ ti ilé àti ti yàrá mi sí.

Aago ọwọ́ tí mo ní pọ̀ ó tó mẹ́wàá. Òde kan, aago kan, òde kan, aago kan. Bí mo bá ní òde àti aṣọ tí mo bá nífẹ̀ẹ́ láti wọ̀, aago tó máa bá aṣọ náà lọ ni mo máa nífẹ̀ẹ́ láti wọ̀ sọ́wọ́ mi. Ṣé mo máa ń wọ àgọ̀ ọwọ́? Mo fẹ́ràn aago ọwọ́ gan. Mo máa ń lo aago ọwọ́. Mo ní aago ọwọ́. Mo máa ń wọ àgọ̀ ọwọ́

Àwọn Yorùbá bọ̀wọ̀ ní tí ẹlẹ́sẹ̀ bá ti mọ ẹ̀bi rẹ kì í pẹ́ ní orí ìkúnlẹ̀. Gẹ́gẹ́ bí ẹni kan tó bọ̀wọ̀ fàgbà tó sì mọ bí a ti ṣe n ṣe ní àwùjọ. Bí mo bá ṣẹ́ ẹni kan, àti tọ àforíjì kì í pẹ́ mi torí mo mọ̀ pé mo ṣẹ́ ẹ ni ó sì dùn, ó dùn ẹlẹ́ẹ̀dà rẹ. Kíá, mo ti sùnmọ̀ọ́, mo ti bẹ̀ẹ́ bí a ti ṣe n bẹ̀ yàn tọ àforíjì lọ́wọ́ rẹ.

Bẹ́ẹ̀ni, ojú mi dára, mo sì ń ríran kedere, mo ń ríran dáradára. Bẹ́ẹ̀ni ojú mi dára, mo ń ríran dáradára. Àmọ́ ìgbà tí mo gba ìgbéniga ní ẹnu ìṣẹ́ mi, mo bẹ̀rẹ̀ sí ní lo gíláàsì láti fi ríran kedere.

Bẹ́ẹ̀ni, mo máa ní, ó ní oúnjẹ kan tí mo ní àìsàn ìkórìíra sí, oúnjẹ náà sì ni oúnjẹ àwọn ẹ̀yà kejì èyí tí ń se ọbẹ̀, ọbẹ̀ wọn bí a ti se ń se ọbẹ̀ wọn pẹ̀lú òróró, mi fẹ́ ẹ ní ìfẹ́ sí, mi ò ní ìfẹ́ sí oúnjẹ náà.

Ìmọ̀, ìmọ̀ òye. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ, ìmọ̀ náà ó ní ṣe pẹ̀lú lílo ẹ̀rọ ayélujára, èyí tí ń ṣe kọ̀ǹpútà bí a ti se ń ṣe iṣẹ́ lórí kọ̀ǹpútà. Ó wù mí lọ́pọ̀ láti kọ́ bí a ti ṣe ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára kọ̀ǹpútà. Mo fẹ́ kọ́ bí a ti ṣe ń ṣiṣẹ́ lórí rẹ̀. Ìmọ̀ tuntun tó wù mí tí mo fẹ́ kọ́ nìyẹn, bí a ti ṣe ń ṣiṣẹ́ lórí.

Wọ́n ni àtètè sún ni àtètè jí. Pẹ̀lú òye yìí, oúnjẹ alẹ́ mi kò kí ń kọjá aago mẹ́fà. Gẹ́regẹ́ aago mẹ́fà alẹ́ tí ń bá ti dé láti ibi iṣẹ́ mi, mo ti bóúnjẹ kaná, mo ti se oúnjẹ, mo sì ti jẹun. Lẹ́yìn yẹn, mo wẹ, mo gun or'ibùsùn, mo sùn àárẹ tí ojúmọ́ ọjọ́ kejì.

Bí bẹ́ẹ̀ni tàbí bẹ́ẹ̀kọ́, ewọ ni máa mú. Àwòrán yíyà kò tún ní kíkọ́ tó bá tí níí ẹ̀rọ fóònù, ẹ̀rọ bánisọ̀rọ̀. Àwò yíyà ò ní, kò ní, kò, kò, kò tún ní kíkọ́. Tó bá ti wọ́ ẹ̀yà àwòrán yíyà lórí fóònù rẹ, tó bá ti gbe sọ́wọ́ tó ti tẹẹ ohùn tó yẹ kọ tẹ kíá o ti ya àwòrán, o ti di ayàwòrán nìyẹn, kò tún ní pé a tun kọ yen, àgàgà tó bá ní fóònù yẹn lọ́wọ́

Ibéèrè yìí, ìbéèrè tó fẹ́ dọgbọn gba ìrònú díẹ̀ ni. Torí ìgbékalẹ̀ isẹ́, nígbàwo ni mo kẹ́yìn kọ. O ti máa ma lọ bí ọdún mẹ́jọ sẹ́yìn baí tí mo ti kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ isẹ́. O ti máa lọ bí ọdún mẹ́jọ sẹ́yìn mo ti kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń se ìpè video pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti alábáṣiṣẹ́ pọ̀ mi àti àwọn oníbàárà mi. Tí bá nílò ká rí ojú ara wọn ní ojúlọ́rọ̀ wà, ká rí ojú ara ká, ká ba lè bára sọ̀rọ̀, kọ́rọ̀ dá mọ́ wọn létí. Àmọ́ mo máa ń se ìpè video lẹ́kànkan náà.

O lójù oúnjẹ tí mo lè ní mo fẹ́ràn láti rà ní òpópónà. Oúnjẹ, oúnjẹ tí mo dè rà ní òpópónà kò jú ọ̀dúkún aláta lọ. Bẹ́ẹ̀nì, yẹ tí bá ń bọ̀ láti yẹnu ìṣẹ̀ mi, mo lè ya òpópónà kí ń ra ọ̀dúkún aláta. Bẹ́ẹ̀nì, mo fẹ́ràn oúnjẹ òpópónà.

Lórí Íńtánẹ́ẹ̀tì, ǹkan pọ̀ tí ènìyàn lè kọ lórí Íńtánẹ́ẹ̀tì. A lè kọ bí a ti ṣe ń kọ ìwé, bí a ti ṣe ń ṣe àgbékalẹ̀, kọ àgbékalẹ̀ iṣẹ́, bí a ti ṣe ń kọ bá ti ń lo kọ̀ǹpútà, bí a ti ń lo fóònù. A lè kọ ìyẹn náà lórí Íńtánẹ́ẹ̀tì. Ohun pọ̀ tí a lè kọ lórí Íńtánẹ́ẹ̀tì, bẹ́ẹ̀ ni mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Hmm ìbẹ̀rẹ̀ yìí, ó fẹ́ dọ́dún ọ̀n pàmí lẹ́rìn die torí ṣé mo ní ẹranko ọ̀sìn. Bẹ́ẹ̀ ni, mo ní ẹranko ọ̀sìn. Mo ní àgbò tí mò ń sìn ní ọgbà mi. Àgbò náà, òbí ni mo fi bẹ̀rẹ̀ pẹ̀lú àko Wọ́n ti wọ́pọ̀ ǹsìn, mo sì ti ta nínú rẹ̀. Mo ní ẹranko tí mò ń sìn, àgbò si ni.

Orin ni o, orin bàbá wa Aruna Ìṣọ̀lá, ọba orin Àpàlà. Bàbá wa sì fẹ́ràn orin náà lọ́pọ̀ nígbà ayé wọn. Orin wọn ni mo máa ń gbọ́ o, tí bá ti wà nínú ọkọ̀, tí bá ń bẹ nínú ọkọ̀, orin Àpàlà ni wọ́n máa ń gbọ́. Mo sì fẹ́ràn orin náà torí bàbá wa Arugbá Ìṣọ̀lá, ọ̀gá orin ni wọ́n. Mo fẹ́ràn orin náà.

Etí òkun oríṣìíríṣìí ohun ni ó ń bẹ ní etí òkun. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò lọ sí etí òkun rí àmọ́ mo nifẹ lláti lọ sí etí òkun. Mo fẹ́ràn láti lọ sí etí òkun lọ rí bí òkun se ń ṣàn àti bí oríṣìíríṣìí ohun tí ń bẹ ní àyíká etí òkun ṣe rí.

Mo wà nínú oru, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò nífẹ sí kí n ti ra mi mọ́nu lé títí lọ bẹ́ẹ̀ yẹn ná. Mo ma n fẹ́ran kí n wà níbi tí afẹ́rẹ gidi ti ń fẹ́ tí mo ń gba téégùn aláfiá sí ara mi. Bẹ́ẹ̀ni, ohun tí mo nífẹsí nìyẹn, mi ò fẹ́ran oru.

Yoga, jẹ́ ǹ kọ yoga fún yoga yoga, i dey on my way. Bẹ́ẹ̀ ni a kọ orin Àṣàkẹ́ ló kọ yẹ mọ orin ẹ̀. Ṣé yoga exercise ni mo mọ̀ tí à ń pè ní yoga láti maintain ọkàn, lá-láti fi ọkàn Olúwa rẹ balẹ̀. Yoga jẹ́ ètò kan tí a máa ń ṣe láti fi ọkàn wa balẹ̀, bẹ́ẹ̀ ni mo máa ń ṣe yoga.

Bẹ́ẹ̀ni, tí òṣìṣẹ́ ò bá ṣe iṣẹ́ rẹ̀ bí i iṣẹ́ lẹ́yìn ìkìlọ̀ àkọ́kọ́, èkejì, èkẹta, èkẹrin, onítọ̀hún ó mọ ohun tó ń ṣe lẹ́nu iṣẹ́ ẹni yẹn. Tí a bá tú gbé kú lẹ́nu iṣẹ́ náà táa fi sí ipò mi tó sún ṣe ganran ganran ní di ẹ, a! Ó ti di pé iléyá ni yen o. Onítọ̀hún nínú káá kàá le ló kún bai. Bẹ́ẹ̀ni, mo ti lé ènìyàn kúrò ní ẹnu iṣẹ́ rí.

Ìyẹn tí n bá ń bẹnu ilé balùwẹ̀, mo máa ń korin kẹ́lẹ́, kẹ́lẹ́. Bí n bá ye ń bomi sórí, màá korin kẹ́lẹ́ tẹ́lẹ̀. Omi ẹkẹjì, orin kẹ́lẹ́ tẹ́lẹ̀ tí n bá ṣetán nu balùwẹ̀, tí n bá n múra lọ́wọ́, orin kẹ́lẹ́ náà ni mo tun ń kọ. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ ẹ ni tí n bá ń múra àti tí n bá ń wẹ ni máa ń fẹ́ràn láti kọ orin kẹ́lẹ́

Ọmọ, ọ̀rọ̀ tóuń tẹ́rí ni o. Ohun tó ń pa mí lẹ́rìn pọ̀ gaann. Àmọ́ iye tó máa ń pa mí lẹ́rìn jù ni kí n rí òṣìṣẹ́ kan tó ń sùn lẹ́nu iṣẹ́ nígbà tó yẹ kó máa ṣiṣẹ́ bí i iṣẹ́. Ẹ̀rin akokọ̀ wá náà kí n tó bá wí, màá kọ́kọ́ rẹ́rìn lọ náà peé "mawọ̀ sugomu yí, a fẹ́ e ṣẹ́nu iṣẹ́, orun lo rí sùn." Kọ́kọ́ rẹ́rìn lọ náà kí n tó, kí n tó báwi.

Bẹ́ẹ̀ni, mo má ń kọ ìròyìn ní ẹ̀yìn oṣù fún ọ̀gá mi lórí bí mo ṣe ṣètò iṣẹ́ tí wọ́n gbé kalẹ̀ lé mi lọ́wọ́ sí, mo má ń kọ ìròyìn lẹ́yìn oṣù fún ọ̀gá mi. Ìròyìn náà kẹ́, mo má farabalẹ̀ kọ́ni kó péju pese kó ní gbogbo ohun tí ọ̀gá mi má fẹ́ níìfẹ̀ láti gbọ́ nípa iṣẹ́ tí mo ṣe sí.

Ijo, bí orin gidi bá ń wà ní etí gbígbọ, kíjo tẹ̀lé lókun. Àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan àti ẹni tí o mọ bí a ti se ń gbẹ́sẹ̀. Mo mọ jó njó náà, àmọ́ wọ́n ní bóní jo bá pàdé oníjó, ìkan máa bọ̀wọ̀ fún kan. Bẹẹni, mo ò tíì pàdé ẹni tó jó tó mi ṣá. Àmọ́ mo mọ jó n jó, mo sì fẹ́ràn an.

Bàtà tí mo fẹ́ràn, irú bàtà wo ni mo máa ń wọ̀? Pámù tí àwọn kọ́bùla máa ń ṣe fún àwọn oníbàárà wọn ni mo fẹ́ràn ju torí ó, ó dára fún ìrìnsẹ̀ ẹsẹ̀ àti èèyàn lè nu ẹsẹ̀ nínú rẹ̀ tó bá fẹ́ rìnde. Bàtà náà dára, ó sì, ó sì ní àlòtọ́ tó pẹ́ ju àwọn Dunlop àti Silipasi tí a máa ń rí lọ.

Ah! Ọgbà. Ṣé mo ní ọgbà? Hmm, ẹni lọ́kọ̀ tó nílé, dandan ni kó lọ́gbà tó máa gbé ọkọ̀ rẹ̀ sí àbí báwo la máa ṣe sọ sí. Bẹ́ẹ̀ ni, mo ní ọgbà fún ọkọ̀ mẹ́ta tí mo ní tí Ọlọ́run jogún rẹ̀ fún mi. Mo ní ọgbà fún ọkọ̀ mẹ́ta tí Ọlọ́run jogún rẹ̀ fún mi.

Oríṣìíríṣìí oníṣòwò ni ń lo ẹ̀rọ ayélujára, èyí tí à ń pè ní Íńtánẹ́ẹ̀tì. Alásọ ń bẹ́ńbẹ́, oníbàtà ń bẹ́ńbẹ́, ẹlẹ́ran ń bẹ́ńbẹ́, onílé ń bẹ́ńbẹ́, oní-- ọlọ́kọ̀ ń bẹ́ńbẹ́, oníbàtà ń bẹ́ńbẹ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ra bàtà, mo sì máa ń ra aṣọ àti oríṣìíríṣìí ohunkóhun tó bá wù mí rá, èmi máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì.

Ó ní ilé ọjà, ilé ojú ọjà tí oríṣiríṣi nǹkan nbẹ́ nbẹ́ bí bàtà, aṣọ, ohun jíjẹ àti ẹ̀rọ ayélujára. Ojú ọjà náà ni máa ń tọ̀ lọ tí n bá ní nǹkan lọ́kàn tí mo bá fẹ́ rà. Oríṣiríṣi nǹkan ni wọ́n ń tà nbẹ̀, wọ́ sì máa ń tà ní o.

Àlùjanjan kí jan, gbogbo ẹranko pà yeye wọ́n jẹ, àlùjanjan kí jan Ajá mu tìrẹ́, ó mú lọ sọ́ ọ̀run, àlùjọ́jọ́ kí jọ́n. Ṣé mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Hhm. Àlọ́ ajá àti àwọn ẹranko ẹlẹ́bẹ̀rẹ̀ tí ó di pé kò so jẹun ní ìlú àwọn ẹranko, táwọn ẹranko pa ìyá wọn jẹ, tí ajá ṣe bí ọlogbon tó tọ́jú ìyá ti rẹ̀. Tébi bá pa á kọrin sí ìyá rẹ̀, ìyá rẹ̀ sì máa rójọ́únjẹ kalẹ̀ fún un. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ọ̀ sí yíya àworan, mo nífẹ̀ẹ́ sí yíya àworan. Àgàgà tí ẹni náà tó fẹ́ yà aworan to bá wà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eyi tí ń ṣe fóònù, yóò kàn kaan sí ẹ̀ka yíya àworan lórí fóònù náà. Bí ó bá bẹ̀rẹ̀ sí ní yà aworan, kò tún ní ká lọ ka bọ̀. Ó rọrùn láti yà aworan pẹ̀lúu fóònù. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwọ̀ wọn.

Bẹ́ẹ̀ni o, ìbínú máa ń ṣẹlẹ̀ gán tí bá wà nínú ọkọ́. Àmoye nǹkan tó lè bínú nínú ní ojú pápá nígbà tí àwọn ọlọ́kọ́ kejì bá ń lòdì sí òfin ìyànà ọkọ́, ó lè fa ìbínú fún ẹni bá wọ ọkọ́, wò máa ń bínú gan nígbà tí mo bá wà nínú ọkọ́ torí.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun torí a fi kọ́ mi pé tí a bá ń jẹun, a ò kí ń sọ ọ̀rọ̀ nígbà tí a bá ń jẹun torí kí oúnjẹ náà kó má ba à sápa wa ní orí. Àwọn ẹ̀kọ́ yìí náà ni mo mú lò títí di ọjọ́ òní pé tí mo bá fẹ́ jẹun, ọ̀rọ̀ máa pa tì, máa kọ jẹun tán náà kí n tó padà sí ori ọ̀rọ̀ sísọ. Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun.

Ọjọ́ ibi mi jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì ní ìgbési ayẹ mi. Bí n ba máa ṣe àjọ́ rẹ̀, màá dá a se nì tórí kò fi bẹ́ẹ̀ ṣòwò lọ́wọ́ ọmọọkùnrin náà àti pé ìlú yẹn, ó ń ta kàmáṣọ ẹ̀tò kùn. Bí mo bá máa ṣe iṣẹ́ sá, mo máa ń dá owó rẹ̀ jọ ni, ti máa pọ ọkọ̀ mi lọ sí ilé ìtura kan, ti máa tẹ̀rà mi sí afẹ́fẹ́ re.

Ṣé mo máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ àti wí pé ibi iṣẹ́ mi ò fàyè gba à ń mu ohunkóhun tó yàtọ̀ sí omi lẹ́nu iṣẹ́ àti ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ ṣíṣe fún ọjọ́ náà. Ó lòdì sí òfin ibi iṣẹ́ mi. A ò fàyè gba mímu coffee yàtọ̀ sí omi.

Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ ní ìgbéyẹwó tó kẹ́yìn sí eléyìí wípé agogo ìjí ni mí. Gerege ago mẹ́rin àbọ̀ owurọ ni máa ń dé sórí rẹ̀. Gẹ́gẹ́, gege tí ago márùn-ún balù mo ti wà ní ojúná nínú ọkọ̀ mi, mo ti ń rébi sẹ́ mi.

Àwọn ìméèlì àìwúlò. Bẹ́ẹ̀ ni bí ìméèlì tó wúlò ṣe ń wọlé sí àpò ìméèlì mi, bẹ́ẹ̀ ni ìméèlì àìwúlò náà ṣe ń wọlé sí àpò ìméèlì mi. Àmọ́ mo máa ń ka méjèèjì pọ̀ torí kò sí ikan ko si oun tí ó ti ò wúlò. Àìwúlò yẹn náà, ìméèlì àìwúlò. Ẹ̀kọ́ tó bá wúlò lè pẹ̀lú ìméèlì àìwúlò. Mo ò kí ń gbádùn pé ìmélà ìwúlò ni bẹ́ẹ̀ náà ṣùgbọ́n.

Àwọn oníbàárà mi, gbogbo wọn ni wọ́n wọ́pọ̀ lórí ẹ̀rọ ayélujára, èyí tí ń se Íńtánẹ́ẹ̀tì. Tí n bá nílò àti bá wọn sọ̀rọ̀ lórí ọjà títà àti rírà, màá ké sí wọn lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n sì máa dá mi lóhùn lórí ọjà tó bá ní láti rà. Bí mo se máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ni iyẹn o, orí ẹ̀rọ ayélujára Íńtánẹ́ẹ̀tì ni mo ti ń bá wọn.

Ní ìdí iṣẹ́ mi, ẹnu ìṣẹ́ mi lòún nílé iṣẹ́. Tábìlì iṣẹ́ mi kún fún ọ̀pọ̀ ìwé àti ohun ìkọṣẹ́. Bẹ́ẹ̀ ni, tábìlì iṣẹ́ mi ó kún fún ọ̀pọ̀ ìwé àti iṣẹ́ tí mo ní láti ṣe àti láti parí fún ọjọ́ kejì àti àwòrán, àwòrán ilé mi àti ara mi. Ohun tí mo, tí mo fi n ṣe ìrántí ìdí tí mo ṣe ń ṣiṣẹ́ nìyẹ́, àwòrán ara àti ilé mi. Bí mo bá ṣe ń ṣiṣẹ́ ni mo ṣe ń wò ó. Ohun tó n bẹ lórí tábìlì iṣẹ́ mi nìyẹ́. Ìwé iṣẹ́ tí mo n ṣe àti ohun ìkọṣẹ́ pẹ̀lú àwòrán ara àti ilé tí mo ní tí mo n gbé. Ohun tí n bẹ lórí tábìlì iṣẹ́ mi nìyẹ́. Bí tábìlì iṣẹ́ mi ṣe rí nìyẹ́

Nígbà wo ni mo kẹ́yìn lá àlá burúkú? Yi óò ti máa lọ bí oṣù márùn-ún sẹ́yìn báyìí. Torí mo jẹ́ enìkan lẹ́yìn iṣẹ́ ọjọ́ náà tí n bá ti gun orí ibùsùn báyìí, ó tún di ọjọ́ kejì niyẹn. N ì tie mọ̀ bóyá mo ní àlá burúkú kan àbí àlá tó da kan. Àmọ́ ọjọ́ tí mo lá àlá burúkú kẹ́yìn ni oṣù márùn-ún sẹ́yìn báyìí.

Hmm, ṣé etí mi dára àti gbọ́rọ̀ àti sọ̀rọ̀? Wọ́n ní ìgbọ́rọ̀ ni ì fèsì sọ́rọ̀. Tí n bá gbọ́rọ̀ sódidi, èsì mi ò lè dánnmoran si ọ̀rọ̀ tí mo fèsì sí. Bẹ́ẹ̀ ni, etí mi dára, mò ń gbọ́rọ̀ dáradára, mo sì ń fèsì tó dára sí ọ̀rọ̀ tí n bá gbọ́.

Wọ́n ní bí ojú bá là, a ríran kedere. Àmọ́, ìyè ó ní kí ojú sáyi sàn. Báwo ní máa ṣe po òwe yìí náà ẹ ja pá towe ti náà. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, mo ní gíláàsì, mo máa ń wọ gíláàsì torí iṣẹ́ mi ó nílò pẹ̀lú ṣíṣe pẹ̀lú ìṣirò àti ríro nọ́mbà pọ̀, mo sì nílò gíláàsì.

Ojúmọ́ ọjọ́ kan, a ní àfẹ̀mọ́jú, a ní ọ̀sán, a sì ní àṣálẹ́. Àfẹ̀mọ́jú, bó ni ká nu kún bá jí, a ṣòún ní ṣe, a gbà bí iṣẹ́ lọ. Ọ̀sán, àwọn tí a fi sílẹ̀ ń lé, ọ̀sán, wọ́n máa wá ń kọ́ ṣe lọ, wọ́n, wọ́n máa wá, wọ́n, wọ́n, wọ́n, wọ́n, wọ́n máa wá ń kọ́ bí i ka wọn lọ́sàn-án nínú kí wọ́n, kí wọ́n jókòó roojọ́ àbí kọ́, àbí ṣẹ́ wọn lọ. Àwọn kan ń ṣiṣẹ́ lówùurọ̀, àwọn kan ń ṣiṣẹ́ lọ́sàn-án, àwọn kéré ya àṣálẹ́. Àṣálẹ́ ni mo fẹ́ràn jù lọ torí tí mo bá lọ lọ sí iṣẹ́ lówùurọ̀, tí mo bá dé lásálẹ́, àṣálẹ́ ni òwuro temi ni torí àṣálẹ́ ni mo máa ń jáde rinde lọ sí ilé ìtura, lọ ṣe fàájì àti ṣe ohunkóhun tó bá wù mí láti ṣe. Torí àṣálẹ́ ni mo máa ń ní ààyè tó pọ̀ láti ṣe fàájì mi.

Irun mi bó bá kún jù ó máa ń fa ẹ̀fọ́rí fún mi, ó sì máa jẹ oun tó máa ń jẹ́ inira. Bí mo ṣe máa ń ṣe irun mi, báwo ni mo ṣe máa ń ṣe irun mi? Bí run bá kún lórí mi, mo máa ń gẹ run mi mo máa ń gẹ ẹ́ ní ẹ̀emèjì lọ́sẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀mèjì lọ́sẹ̀ ni máa ń gẹ irun mi ní oṣù kan.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ó pẹ̀lú ètò tí mo ní lọ́kàn pé tí ń bá ṣiṣẹ yìí dé ojú ọjọ́ tí mo ní lọ́kàn láti ṣẹṣẹ náà dé, pé n ó wà ọ̀nà láti lọ sí ìlú mìíràn lọ ṣe iṣẹ́ mìíràn ní ìlú mìíràn.

Bẹ́ẹ̀ ni o, ní ibi iṣẹ́ mi tí iṣẹ́ bá pò nlẹ̀ tí kò sí, fi bẹ́ sí èèyàn n lẹ̀, tó, bí mo se sọ́, a máa ń gba àyè ọ̀sán, àyè oúnjẹ ọ̀sán. Tí iṣẹ́ bá sì pò nlẹ̀ tí kò sí èrò púpọ̀ nlẹ̀, mo máa ń gbà ipò wọn láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́, mo sì máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Báwo ni o máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́? Hmm, tí n bá ti jí l'òwúrọ̀ tí mo ti wẹ̀ ní òwúrọ̀ náà, jẹ oúnjẹ to yẹ kì ń jẹ, tí mú tea, wo aṣọ mi, múra, mo ti wọnú ọkọ̀ mi nìyẹn, mó bọ́ sí ojú pápá. Mo máa wọ ọkọ̀ láti ilé mi dé ibi iṣẹ́. Ní ìṣẹ́jú ogún, n màá n lò lọ́nà kí n tó dé ibi iṣẹ́ mi láti ilé mi dé ibi iṣẹ́. Bí mo ṣe máa ń rìnrìn àjò lọ síbi iṣẹ́ mi nìyẹn.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ká tó gba ni ṣiṣẹ́, a máa ń ṣèwádìí wọn láti mọ iru lé tán gbé, iru àdúgbò tán ti wà àti iru ẹni tí wọ́n jẹ́ ká tó gbà wọ́n ṣiṣẹ́. Lẹ́yin tí a bá gbà wọ́n ṣiṣẹ́ tán náà, a tún máa ń ṣèwádìí láti mọ bí wọ́n ti, wọ́n ti ṣe ń lò, wọ́n ti ṣe ń ṣe ní àárín àwọn olùbágbe wọn àti ní ilé wọn tí wọ́n ń gbé. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Gíga, gíga tí mo ga tó, èmi náà fẹ́ ga lọmọ ọkùnrin náà. Bẹ́ẹ̀ni, ta bá ní ká po bí mo ṣe ga tó, tí bá ní kí n ṣe ìrántí kíkà rẹ̀ tí mo ṣe ní ọ̀sẹ̀ tó kọjá, mo fẹ́ lé ní ẹsẹ̀ márùn-ún yẹ tí óloyinbo n pè ní six feet. Mo lé ní six feet. Bẹ́ẹ̀ni, mo fẹ́ lé ní ẹsẹ̀ márùn-ún.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan, nǹkan náà ènìyàn ni àbí oun jíjẹ àbí oun níná. Oun tí màá ṣe ni pé màá fi sádúrarà wọ́ ní ẹni ládúrà ló bo ri oun gbogbo. Tí bà ń dúró de nǹkan, màá fi sá dúra pé kí nǹkan náà tẹ̀ mí lọ́wọ́ torí mo ní ìgbàgbọ́ nínú Kristi Jesu pé ẹni ládúrà ló.

Àwọn àpp wo ni mo máa ń lò jù? Sé ẹ ríí fọ́ọ̀nù mi? Àpp fẹ́ ẹ pọ̀ ju ohunkóhun lọ lórí fóònù mi. Àwon àpp bí tiktok, WhatsApp, èwò tún ní náà ó, àti facebook. Àwọn àpp tí mo fẹ́ ń lò jù nìyẹn. Ṣùgbọ́n àpp tí mo ní mo ń lò jù ni WhatsApp, torí orí rẹ̀ ni mo ti ń bá àwọn oníbàárà mi ṣòwò táti jó ń sọ̀rọ̀ nípa ọjà tí a máa rà àti báa ṣe máa ṣe.

Bí n bá máa sùn, mi ò fẹ́ kí ohunkóhun ṣèjàmba fún ojú mi. Bẹ́ẹ̀ni mi ò, mi ò fẹ́ràn rẹ̀, mi ò nífẹsí gíláàsì ohun. Mi ò, mi ò lérò pé màá fẹ́ bá wọn lò gan. Mi ò nífẹsí gíláàsì orun, mi ò nífẹsí. Mo fẹ́ kí n Mi ò, mi ò lérò pé màá fẹ́ bá wọn lo gíláàsì ohun mon Mi ò, mi ò ní, mi ò ní rárá, rárá mi ò ní gíláàsì ohun.

Òde. Hmm. Bó bá ní òde ya, òde ya ni o. Àmọ àpò ló bá wí. Ṣé ẹ nífẹ̀ẹ́ òde àbí ẹ nífẹ̀ẹ́ òde? Ìbéèrè yẹn ó bá ọnìkàn kú wí. Èmi gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ mí lórí àgbéyẹ̀wò tí a ti ṣe kẹ́yìn. Mo fẹ́ràn òde lílọ o. Mo sì láwọn ọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ tó máa ń pè mí fún òde lílọ. Ṣé mo ti lọ òde rí? Ìbéèrè nìyẹn. Mo sì dá yìn lohùn. Bẹ́ẹ̀ni, mo ti lòde rí. Mo sì tún máa lọ bí mo bá rí àǹfààní òde náà. Mo fẹ́ràn òde lílọ. Mo ti lòde rí.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi? Hmm ibi iṣẹ́ mi, ọjà káràkátà ni a ń ṣe. A sì máa ń ṣe ìpàdé ní ọjọ́, ọjọ́bọ̀. A máa ń ṣe ìpàdé ní ọjọ́bọ̀ láti sọ̀rọ̀ lórí bí a ṣe máa ṣètò lórí ọjà, ọjà wa. Bí, bí, bí, bí, bí a ṣe máa jẹ́, jẹ́ kí àwọn oníbàárà wa tètè rí ọjà gbà àti bí àwọn òṣìṣẹ́ ṣe máa yára mọ́ṣẹ́. Ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, kojú ẹ̀rọ kọ̀m̀pútà, èyí tí a fi ń ko àwòkọ́ ọjà jọ́ àti ìwé tí a ń kọ orúkọ ọjà sí. Ó ṣe kókó. Àwọn ohun èlò tó ṣe kókó níbi iṣẹ́ mi.

Hmm, eyín, bí eyin bá ń ro ni, bí ẹyin bá ń dùn ni, oúnjẹ ò lè lọ lẹ́nu. Ìgbà mélòó ni mo máa fọ eyín mi lójúmọ́? Hmm, eyín gan-an ló ń pèsè, ló ń, ló ń tún oúnjẹ pín fún àgọ́ ara. Tí a bá fọ eyín wa, yóò kó àìsàn bá eyín náà. Gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ nínú àwọn ìgbéyewó, eyín mi, ojúmọ́, aró àfẹ̀mọ́jú mo máa fọ eyín ní aró àfẹ̀mọ́jú àti àṣálẹ́ kí n tó wọlé sùn tí bá jẹun tán. Lójúmọ́ ẹẹ̀méjì ni mo rí dájú pé mo ń fọ eyín mi lójúmọ́ kí n tó wọlé sùn.

Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo ń ṣe lórí fóònù, iṣẹ́ náà fẹ́ ẹ pọ̀ jù pẹ̀lúyẹ, fóònù mi kò ṣe é máa dì mú ní, gbogbo àkókò tí mo bá rìn torí ìpè máa wọlé. Lẹ́yìn ìpè, ímeèlì oríṣìíríṣìí náà lóuń wọlé sórí fóònù náà àti yàtọ̀ síyẹ̀, àwọn áàpù mi oríṣìíríṣìí ọ̀ún ni mo ń ṣe lórí àwọn áàpù orí, lórí fóònù mi. Ìgbà mélòó ni máa ń jẹ́ kí fóònù mi gbóná? Ẹ̀ẹ́mẹta ní ojúmọ́ ni fóònù mi máa ń gbóná, ẹ̀ẹ́mẹta lójúmọ́

Ní òru ọkọ kan, kí ni mo máa ń ṣe? Ní òru ko kan, tí n bá jí, ṣade de tí n bá kọ́kọ́ jí, u ò fọyín mi. Lẹ́yìn tí mo bá fọyín tán, mo ń rìn ọgbà mi ká. Mo máa ń rìn ọgbà mi ká, ṣe irinṣẹ́ díẹ̀. Lẹ́yìn yẹn, mo máa wọlé. Oúnjẹ tó bá yẹ kí n jẹ.

Báwo ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí olùdarí iṣẹ́ tí mo jẹ́? Òṣìṣẹ́, èrò nú ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú àwọn òṣìṣẹ́ tí a ń gbà ṣiṣẹ́ ní òde òní yìí. Èrò nú oníkánúkọ́ ọ̀tọ̀ ni, bí àṣèrò nú ṣiṣẹ́ ọ̀tọ̀ sí ni pẹ̀lú. Bí mo ṣe máa darí wọn náà ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni pẹ̀lú. Iṣẹ́ nla ni mò ń ṣe gẹ́gẹ́ bí olùdarí iṣẹ́ o. Àmọ́ báwo ni mo ṣe ń darí àwọn òṣìṣẹ́ mi? Iṣẹ́ tó bá yẹ ní ṣíṣe, ẹni tí mo rí pé ó jáfáfá láàrín àwọn òṣìṣẹ́ pé èrò ọkàn rẹ̀ ó jọmọ́ tí iṣẹ́ yẹn ni màá yàn fún iṣẹ́ náà. Bí mo ṣe ń darí àwọn òṣìṣẹ́ iṣẹ́ mi nìyẹn. Ẹni tí mo rí pé èrò ọkàn rẹ̀ ó bá iṣẹ́ tí mo fẹ́ gbéle lọ́wọ́ ṣe, òun ni màá yàn fún iṣẹ́ náà. Bẹ́ẹ̀ni bí mo ṣe ń darí àwọn òṣìṣẹ́ iṣẹ́ mi nìyẹn.

Hmm, oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Sé mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Hmm, gẹ́gẹ́ bí olùdarí iṣẹ́, àwọn oníbàárà kọ̀ọ̀kan wà tó jẹ́ pé àwọn náà ọ̀gá ni wọ́n jẹ́ ní ẹnu iṣẹ́ wọn, wọ́n kọ̀ wa bá wa dòwò pọ̀ láti rajà lọ́wọ́ wa ni. Ṣé oní toun o máa wá ní ká ṣètò oúnjẹ ọ̀sán pẹ̀lú ara, màá wá ní rárá. Ó máa kó bá iṣẹ. Pẹ̀lú yẹn, báwo ni mo ṣe máa ń ṣe, báwo ni mo ṣe máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bá bá ti dájọ́ pé, ọjọ́ báì lá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, bọ́jọ́ bá ti pé, a ó bá ara wa sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe Íńtánẹ́ẹ̀tì lórí áàpù Whatsapp. Bá bá ti bá ara sọ̀rọ̀ tán, ìpàdé yá níyẹ́n.

Nígbà wo ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi? Nígbà èwe mi ní ilé ìwé ẹ̀kọ́ akọ́kọ́ bẹ̀rẹ̀ mi, olùkọ́ máa ń kọrin yí pé, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó aṣọ, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Hmm, ìmọ́tótó ilé mi ojoojúmọ́ afẹ̀mọ́jú àárọ̀ kí n tó rẹ ibi iṣẹ́. Máa rí pé mo tún ilé ṣe, mo gbá ilẹ̀ mo gbá ìta kí n tó rẹ ibi iṣẹ́ mi ojúmọ́ láfẹ̀mọ́jú ọjọ́jọ́ ni mò ń ṣe ìmọ́tótó ilé mi.

Irú fóònù alágbèká wo ni mò ń lò? A ní fóònù orí tábìlì, a sì ní fóònù alágbèká. Alágbèká ta tí mò ń lò, òún ṣe tó ní bọ́tìn o. Aláfọwọ́fà ni mò ń lò. Fóònù alágbèká aláfọwọ́fà òun ni mò ń lò. Òún ni Ọlọ́run jó ogún rẹ̀ fún mi. Orí re sì ni mo ti n ṣe ọ̀pọ̀ iṣẹ́ tí mò ń ṣe pẹ̀lú àwọn oníbàárà mi lórí ọjà tí nta. Irú fóònù alágbèká wo ni mò ń lò? Fóònù aláfọwọ́fà, alágbèká aláfọwọ́fà, òun ni mò ń lò.

Ṣé o máa ń wọ fìlà? Hmmm. Wọ́n ni òde yá, o ní báwo ni tèmi ṣe jẹ́. Ṣé kí n mú owo tẹ́ ẹran wá ni àbí kí n mú owo ọkọ̀ wá? Hmmm. Ẹ̀, ẹ̀, ẹ́, ẹ́, ẹ́ pa torí ẹ ti nà. Ṣé mo máa ń wọ fìlà? Òde kóde tí n bá n lọ tí n bá ti gẹ fìlà mi sórí, in tíi pé ni ọmọkùnrin fún òde náà. Mo fẹ́ràn fìlà lọ́pọ̀ ju, mo fẹ́ràn fìlà. Him Tí n bá, tí n bá ti wọ fìlà mi sórí, òde náà kò tíì, kò tíì yẹ mí sí. Aaa, mo fẹ́ràn fìlà o.